Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Àwọn iṣẹ́ àkànṣe jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. A loòrèkóòrè mo dẹ̀ máa ń ṣe àwọn eléyìí láti rí i dájú wípé àwọn nǹkan tí mo ń ṣe jẹ́ nǹkan tí mo ń ṣe, a, tó dẹ̀ bo ojú mu. Iṣẹ́ àkànṣe jẹ́ iṣẹ́ tí mo máa ń ṣe, a, láti mú ìmọ̀ tuntun wá àti láti rí i pé ìṣe mi àti ọwọ́ mi ń gbòòrò si.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ nǹkan tí inú mi ò dùn sí. Ó dè jẹ́ nǹkan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé orúkọ ìnagijẹ jẹ́ nǹkan tí kò da, à beyen, nítorí pé kèèyàn máa a ṣe nǹkan fi ṣòfò kì í ṣe nǹkan tí ó da. Ìdí yìí ni mi i fi ní orúkọ ìnagijẹ.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹnkan tí ó máa ń fínú mi dùn. Èléyìí ni àwọn ǹnkan kan tí mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú wípé àwọn ǹnkan tí mo ń ṣe jẹ́ àwọn ǹnkan tí ó dáa tí inú mi de máa ń dùn síi nígbà gbogbo.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Síse ìmọ́tótó ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo lè máa ṣe eléyìí à lóòrèkóòrè nígbà tí àyè rẹ bá ṣẹ́ sílẹ̀. Ìyẹn ni ọjọ́ Sátọ̀dé. Ọjọ́ Sátọ̀dé jẹ́ ọjọ́ kan tí mo máa ń lò láti máa ríi dájú pé mo tún ilé ṣe. Mo dè ṣe ìmọ́tótó àyíká àti ilé mi.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ jẹ́ ẹ̀fọ́ kan tó dára, tó dẹ̀ máa ń ṣe ara ní ọ̀ṣọ́. Ẹ̀fọ́ yìí dẹ̀ jẹ́ ǹnkan tí ó da gidi gan-an. Nítorí ìdí èyí, ẹ̀fọ́ ṣọkọ ni ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa ń jẹ ju. Ó dẹ̀ jẹ́ ẹ̀fọ́ tó dá lára púpọ̀ gan-an gidi ni.

Kí ni adùn tí o fẹ́ nínú ice cream? Adùn tí mo fẹ́ nínú ice cream ni adùn vanilla. Adùn vanilla jẹ́ ǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tọ́dẹ̀ máa ń ṣàrà lóore. Nítorí ìdí èyí lò ìkórè nígbà tí mo bá fẹ́ ra ice cream, mo máa ń rí i dájú pé adùn tó wà nínú ẹ̀ ni adùn vanilla, nítorí pé ó dùn gan gan dé.

Báwo ni ó ṣe máa ń bá àwọn ẹ lẹgbẹ ìṣe rẹ ṣíṣe? Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi, mo lè máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ìmọ̀ kan àti òye. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti rí i dájú wípé iṣẹ́ ń di ọ̀tún, iṣẹ́ dẹ ń gbòòrò sí i náà, tọ dẹ̀ jẹ́ ǹkan tí ó ń dá gidi.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ nǹkan tí mo máa ń gùn lóòrèkóòrè nígbà tí n bá fẹ́ lọ sí ọjà. Ìyẹn ni ọ̀sẹ̀ tí ó kọjá, ìgbà yìí ni mo lọ sí ọjà. À mo dẹ̀ lo ọkọ̀ alùpùpù. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó gbé mi lọ sọ́jà nígbà náà. À, ó dẹ̀ jẹ́ ìgbà tí ó dára fún mi gan.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn? Ọkọ̀ ojú ìrìn jẹ́ nǹkan tí mo máa ń lò nígbà gbogbo nígbà tí mo bá fẹ́ lọ sí ilé iṣẹ́ àbí tí mo bá ní àwọn iṣẹ́ pàtàkì tí mo fẹ́ ṣe. Ọkọ̀ ojú ìrìn dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn, tó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi náà. Ọkọ̀ ojú ìrìn dà, ó dẹ̀ ṣe ǹkan tí ó ṣe kókó láti rí pé iṣẹ́ ń gbé rò sì.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? À ti bá fẹ́ fọ ọkọ̀ mi, màá fọ ọkọ̀ mi ní ìparí ọ̀sẹ̀ yẹn ní ọjọ́ Satọde tó jẹ́ àà, ọjọ́ ẹ́ tí ààyè máa ṣí sílẹ̀ ìgbà yẹn. Tí mi ò bá lọ sí ibi iṣẹ́, ìgbà yìí ni mo máa rí dájú pé mo fọ ọkọ̀ mi tónítóní láti rí pé ó dẹ̀ mọ́, ó dẹ̀ jẹ́ nkan tínú mi máa dùn si.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ǹkan tí inú mi ń dùn sí tí mo dẹ̀ máa ń ṣe, nígbà mì tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀, ìpè fídíò dá lọ́pọ̀lọpọ̀. Ódẹ̀ ṣé ǹkan tí ó máa ń fi ara jẹ́. Nígbà mí tín bá feba àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ tàbí olólùfẹ́ sọ̀rọ̀, mo máa ń ṣe ìpè fídíò.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Kí tọ́ dẹ̀ jẹ́ pé àmọ́ nílò láti fi ṣe àwọn nǹkan kan. Mo rẹ́rẹ́ dájú pé mo kọ́ ìmọ̀ tuntun fún iṣẹ́ iwájú. Mo dẹ̀ rí pé àmọ́ fẹ́ ṣe àwọn nǹkan kan tó máa jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú ní ọjọ́ iwájú náà.

Ṣé màá mu Ògùn lójojúmọ́? Ògùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí ààbò ara àmọ́ mi ò kí ń mu Ògùn lójojúmọ́ nítorí pé àwọn Ògùn lójojúmọ́ jẹ́ ǹkan tí kò dá àbẹ́. Nípa ìdí èyí, màá rí i dájú wípé màá mu Ògùn ní ìgbà tí ara mi ò bá dá, ìbá yẹn nìkan màá mu Ògùn.

Ṣé o máa ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa rí dájú pé mo máa ń tọ́jú wọn lóòrèkóòrè, bí ó ṣe ko jẹ́ àti bó ṣe yẹ kó yẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà, gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ti rí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o máa ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni eleyii ti mo máa ń rí látọ̀rí Íńtánẹ́ẹ̀tì, nítorí wípé àwọn eléyii jẹ́ ǹnkan tí mo máa ń gbà láti fi rí i dájú wípé mo mú ìmọ̀ tuntun wá, mo dẹ̀ ṣẹ àwọn nnkankan tí mo ní láti ṣẹ, bó ṣe yẹ kí ó jẹ́ àti bó ṣe yẹ kí ó yẹ.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn pàtàkì tí inú máa ń dùn sí nígbà gbogbo láti bá wọn ṣe àwọn ǹkan kan pọ̀. Àwọn ènìyàn yìí ni àwọn èeyàn tó jẹ́ wípé a máa jọ ń ṣeré, a máa jọ ń sọ̀rọ̀, a dẹ̀ máa ń jọ gbìròrò láti rí dájú pé àdúgbò àti àyíká wa, à, ó wà ní ìmọ́tótó.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì àmọ́ àa ní lọ́wọ́ yii, mi ò ní ọkọ̀ kankan tí mò ń lò nítorí wípé, mi ò tí ì rowo ra ọkọ̀ àmọ́ ó ní ọkọ̀ tí wọ́n fún mi ní ibi iṣẹ́, ọkọ̀ yìí ni mo maà ń lò lóòrèkóòrè láti rìn láti ojú kan dé ibì kan fún iṣẹ́ àti fún ọjà mi.

Oṣù wo ni a bí ọ. Oṣù tí a bímí ni oṣù kejì ọdún, ìyẹn ní ọjọ́ mejidinlogin oṣù February ni a bímí, ó dẹ̀ jẹ́ oṣù kan tí ó máa ń mú inú mi dùn tí ó dẹ̀ máa ń fi ayọ̀ mi kún na nítorí pé oṣù yìí jẹ́ oṣù ayọ̀ àti oṣù ìyìn fún mi ní ìgbà gbogbo.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? A, eléyìí dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ gidi gan nínú àwọn ẹ̀rọ yìí nítorí àwọn ẹ̀rọ yìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn nígbà gbogbo láti ṣe àwọn nǹkan tó ní ṣe. A, mo dẹ̀ máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti ríi dájú pé aa ṣe nǹkankan náà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi tó dẹ̀ máa ń mú mí dùn nígbà gbogbo. Àí lè jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí, tó dẹ̀ jẹ́ wípé, à nígbà tí mo bá ṣe, ó máa ń fi inú mí dùn ìgbà mí, tí inú mi ò bá bàjẹ́, tí inú mi bá bàjẹ́, àwọn ǹkan yìí ni mo máa ṣe láti ríi pé, à ìdárayá dé bá mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí wọ́n máa ń fi inú mi dùn gidi gan. Ó de jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn, ah, bó ṣe yẹ kó jẹ ẹ́, nítorí pé oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí ó dára fún ara lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ tún máa ń sọ àa mi di ọkàn náà mọ́ dẹ̀ lè ṣe dáadáa. Ó dẹ jẹ́ oúnjẹ kan tí ó máa ń dùn láti jẹ.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Jíjẹun nínú ọkọ̀ mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à nígbà mìíràn tí ọkan mi bá yọ sí i, nítorí wípé eléyìí dá lọ́pọ̀lọ́pọ̀, ó dè máa finú mi dùn gidi gan-an ni. Mo máa rí i dájú wípé, à nígbà tí àyè bá ṣi sílẹ̀ láti ṣí àwọn nǹkan kan mo lè jẹun nínú ọkọ̀ mi bó bá ṣe wù mí.

Ṣé o ti ṣìnà rí? A mo ti ṣìnà rí nígbà kan nígbà tí, à, mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan. Ìgbà yìí ni mo dẹ̀ lọ kìíní, ẹ̀rọ tó wà ní orí, à, fóònù ìyẹn maapù. Eléyì ni mo lò tí mo fi rí dájú pé mi oo ṣìnà. Àmọ́ ìgbà tí mo ṣìnà, mo níró láti pé ènìyàn kan tó ṣe àjúwe ọ̀nà fún mi.

Ṣé o máa ń pa owó pamọ́? À, owó pamọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ṣe eléyìí lórèkórè nítorí wípé nígbà tí mo bá ṣe àwọn eléyìí, ó máa jẹ́ kí n rí owó náà ní ọjọ́ iwájú. Ó dà jẹ máa jẹ́ kí n rí owó, àti máa fi ṣe àwọn òwò àti ọjà mi náà. Nípa ètè yìí, mo máa ń pa owó pamọ́ nígbà gbogbo. Ó dà jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ń mu àwọn ohun mímu Pirotíní? Àwọn mímu Pirotíní jẹ́ nǹkan tí mi ò kí ń mu nítorí pé mi ò fẹ́ràn wọn. Ó lè jẹ́ ǹkan tí kò fi bẹ́ẹ̀ dá lára náà, nítorí wípé àwọn eléyìí jẹ́ ǹkan tí wọ́n máa ń ba inú jẹ́. Ó dè jẹ́ àwọn ǹkan tí kò fi bẹ́ẹ̀ dára ṣe ara lóore náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Òúnjẹ tó kù jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa jẹ́, à nítorí pé, à kò dára, mi ò dẹ̀ fẹ́ràn rẹ̀ gan an. À àwọn oúnjẹ yìí jẹ́ àwọn oúnjẹ, à tí kò da tó dẹ̀ jẹ́ wípé inú mi ò kín ń dùn sí. Àwọn oúnjẹ tó bá kù, mo máa rí i dájú pé mo kó fún àwọn ajá ni.

Báwo ni ọ̀ṣẹ̀ máa ń lo àkọ́kọ́ pẹ̀lú ẹbí rẹ? Àkọ́kọ́ pẹ̀lú ẹbí mi jẹ́ ìgbà tí ó ṣe pàtàkì sí mi. Àkọ́kọ́ yìí ni mo dé máa ń lò pẹ̀lú wọn, láti rí i dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe, bó ṣe yẹ ko jẹ́ àti bó se yẹ, mo dé máa ń fi àkọ́kọ́ yìí láti gbé wọn jáde láti ṣe àwọn ètò ìdárayá fún wọn náà lọ́hùn-ún.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Àwọn ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ṣe àwọn eléyìí dáadáa. Ohun ọ̀ṣọ́ bíi àwọn nkan tí mo máa ń fi sọ̀run tí mo bá fẹ́ lọ, à sí ibi tí inú mi máa ń dùn sí. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń ṣe ara lóore àti lọ́gánná.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò jù ni WhatsApp. WhatsApp jẹ́ áàpù kan kan tí inú mi máa ń dùn sí, tó dé máa ń jẹ́ kí ṣe àwọn nǹkan tí mo ní ṣe lọ́gán, bó ṣe yé kí ó jẹ́, àti bó ṣe yé kí ó yẹ náà. Áàpù yìí jẹ́ áàpù tí mo fi bá àwọn ọ̀rẹ́ àti ẹbí sọ̀rọ̀ àti láti polówó ọjà nígbà gbogbo náà.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́? Màá ń gba ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba wákàtí méjì lójoojúmọ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, à níigbà gbogbo. Mo máa ń rí i dájú pé mo ṣe eléyìí bó ṣe ẹ kí ó jẹ́, àṣẹ bó ṣe ẹ kí ó yẹ, nítorí pé nǹkan tí ó da ni ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò náà nígbà gbogbo.

Nígbàwo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní à, oṣù à, November. Ìyẹn ní ìgbà ọdún. Ìgbà yí ni ọjà tuntun máa ń jáde tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ máa ń ra nǹkan, àwọn ọlọ́jà máa ra nǹkan, àwọn ènìyàn máa ń wá sínú ọjà láti wá ra àwọn ọjà tuntun. Ìgbà yí ni ọjà tuntun yóò dé.

Omi ti o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi ti mo máa ń mu lójoojúmọ́ń pọ̀ agidigan, mo máa ń mu omi gẹ́gẹ́ bí dókítà ṣe sọ fún mi, ìyan láti five litre to six litre lójoojúmọ́ tó dẹ̀ jẹ́ nkan tí ó máa ń ṣara lóore àti láti ṣara lọ́gán náà. Eléyi dẹ̀ jẹ́ nkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ ṣe kókó sí ààbò ara.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? À igbà mí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí wípé à nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi ju bó ṣe yẹ kí ó jẹ́ lọ, ìgbà yìí ni mo máa ń lo wákàtí tó pọ̀ à tó dẹ̀ ju iṣẹ́ lọ àmọ́ wọn máa ń fún mi ní owó àfikún níbi iṣẹ́ eléyii ni láti fi fún mi ní ìtara láti ṣiṣẹ́ tó dára.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ ń ri dájú wípé mo tọ́jú kọ́kọ́rọ́ mi sí àpò, ìyẹn àpò tí mo máa ń gbé lọ síbi iṣẹ́, èbí yìí ni mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí nítorí wípé, àà, mi ò fẹ́ jẹ́ kó sọnù, mo dẹ̀ fẹ́ jẹ́ kó wà ní àrówọ́tó àti ibi tí màá ti máa fojú sí i.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti jẹ tíì àti búrẹ́dì. Ài lé jẹ́ oúnjẹ tí inú mi máa ń dùn sí láti máa jẹ nítorí pé ó dára lára ó dẹ̀ jẹ́ oúnjẹ tí ó máa ń ṣọ́ ọkàn dọ̀tùn náà ní ojoojúmọ́ nígbà tí mo bá yí láàá ki n to lọ sí ibi iṣẹ́. Búrẹ́dì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára láàárọ̀ láti ṣiṣẹ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Nígbà tí mo bá dúró dè nǹkan, mo ríi wí pé mo fi ọkàn balẹ̀. Mo dẹ̀ ríi wí pé mo ṣe nǹkan tí ó dára, bó ṣe yé kí ó jẹ́ àṣebé. Ó ṣe yé kí ó yẹ. Èléyì dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi, láti rí i dájú wípé, mi ò ṣinà ábí mi o ṣe àwọn nǹkan kan tí ò yẹ kí n ṣe. Bó ṣe yé kó rí.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ojú ìbòjú lójoojúmọ́ jẹ́ nǹkan tí mi ò kí ń wò. Lóòrèkóòrè, ìgbà tí mo bá dẹ̀ fẹ́ ṣe eléyìí, a jẹ́ ìgbà tí àsìkò bá wà, ìgbà yẹn tí mo bá lọ sí inú balùwẹ̀ láti lọ wẹ̀. Nítorí pé mo ní ojú ìbòjú, síbẹ̀ ìgbà yẹn ni mo máa ń wo ojú mi lójoojúmọ́.

Báwo ni o ṣe máa rán tí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Tí ba fe de fẹ́ rántí àdéhùn, màá rí i dájú pé mo kọ wọ́n sílẹ̀. Kíkọ àdéhùn sílẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Èléyìí dẹ̀ máa ń jẹ́ kí n rántí gbogbo àwọn àdéhùn tí mo bá ṣe bóyá fún àwọn ènìyàn ọ̀rẹ́ tàbí àwọn àwọn ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́ náà.

Ìgbà mélòó ni o máa ń jẹ́kí fóònù rẹ gboná? Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, tọ́jẹ̀ máa finú mi dùn gan-an. Ni ìgbà gbogbo, mo máa ń rí i dájú wípé mo máa ń jẹ́kí fóònù mi gbaná nígbà tí fóònù yẹn bá ti wá sílẹ̀. Mi ò kì í jẹ́kí fóònù yẹn kú nítorí pé ó ṣe pàtàkì sí mi. Ìgbà yìí ni mo máa jẹ́kí, fóònù yẹn gbaná.

Ṣe o, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, o de jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa ra àwọn nǹkan kan nígbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan kan àbí láti ra nǹkan kan. Mo máa lọ sórí Íńtánẹ́ẹ̀tì, ibi bayìí ni mo ti máa ń ra àwọn nǹkan kan tí mo nílò láti rà.

Ṣé o ti lọ sódẹ rí? Mọ́ ti lọ sódẹ rí dáadáa o. Òde jẹ́ ibìkan tinú mi máa ń dùn láti lọ nítorí wípé ó jẹ́ ibi rere láti ṣe ìpà-ìpàtàn ọkàn àbí láti ṣe ọkàn dọ̀tun náà. Mọ́ máa ń jáde lọ́pọ̀lọpọ̀, ó dà jẹ́ nǹkan tí mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí mi náà.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa rí i dájú wípé mo ka ìwé lóríṣiríṣi lórí wọn. Mo dẹ̀ máa ń beèrè ìlànà àti ànà lọ́wọ́ àwọn olùdarí àti lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ mi náà níbi iṣẹ́. Eléyì dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ máa ń jẹ́ kí, ki n kọ́ ǹkan tuntun náà.

Ṣé o wọ gíláàsì? Ṣé ò ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lóòrèkóòrè nítorí wípé ó máa ń dáa lára, ó dẹ̀ máa ń jẹ́ kí a ṣe ìdáàbòbò bo ojú mi náà. Mo máa ń wọ gíláàsì dáadáa, mo dẹ̀ máa wọ̀ọ́ lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ jáde àbí tí n bá fẹ́ lọ sí ibi iṣẹ́ àbí ibi ayẹyẹ náà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni à omi. Omi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lára nígbà gbogbo. Nígbà tí mo bá fẹ́ jẹun àbí tí mo bá fẹ́ ṣe nǹkan, omi jẹ́ nǹkan tí, à, mo máa ń mu, à, lọ́pọ̀lọpọ̀. Ti ó dẹ̀ jẹ́ wípé bí dókítà ṣe sọ fún mi kí n máa mú nìyẹn, ti ó dé máa ń jẹ́ kí àrà mi wà ní ọ̀ṣọ́ ni ígbà gbogbo.

Ṣé o ní nọ́mbà orílè? A, nọ́mbà orílè jẹ́ nǹkan tí, à, ó ṣe pàtàkì. Mọ̀ dé ní àwọn nọ́mbà wọ̀nyí nítorí wípé nígbà tí mo bá ní àwọn ìdojúkọ tàbí àwọn ìṣòro tí mò, à, tí mò nílò láti ṣe àtúnṣe sí, àwọn nọ́mbà wọ̀nyí ni mò máa ń pè láti ìdájú wípé mò ń fẹ́ àtúnṣe sí àwọn ìṣòro tí ó dojú kọ mi.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí mo bá fẹ́ jí ní òwúrọ̀, ǹkan àkọ́kọ́ áti mo máa ṣe ni wípé mo máa rí dájú wípé ààh, mo jí ní dédé ago màárùn, ago màárùn ni ìgbà tí mo máa ń jí. Nígbà tí mo bá dé dédé, mo máa ṣe àdúrà, mo máa ṣe àwọn iṣẹ́ ilé, ṣe oúnjẹ, àti bá tí jẹun tán ìgbà yẹn ni mo máa lọ síbi iṣẹ́

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀ jẹ́ aṣọ tí ó fẹ́lẹ́. Àwọn aṣọ yìí bíi aṣọ ìbílẹ̀ àti àwọn aṣọ tó máa ń jẹ́ kí ènìyàn, à, rí ìbẹ́wọ̀ lára. Àwọn aṣọ yìí jẹ́ aṣọ tí ó dára, tó lè máa daábo bo ènìyàn bóyá ní inú orùn àbí nígbà tí àwọn ènìyàn bá ń ṣiṣẹ́ tó le gan-an.

Ní gbà wo ni ó máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọ aṣọ ni ìgbà Satọde, yẹn ni ọjọ́ Satọde. Ọjọ́ Satọde jẹ́ ìgbà kan tí mo máa ń ní àyè láti máa fọ aṣọ nítorí pé mi ò kí ń lọ sí ibi iṣẹ́, mi ò dẹ́ kí ń lọ sí, à, ibi kankan. Ìwá yìí ni mo máa ráyè láti fọ àwọn aṣọ mi tó bá, tó bá dọ̀tí.

Ṣe o mọ bi a tí ń wẹ̀? Bi a tí ń wẹ̀ jẹ́ ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní kékeré. Nítorí pé nígbà yẹn a ní odò sí ìlú tí mo gbé dàgbà. Odò yìí ni a máa ń lo lóòrèkóòrè láti lọ wẹ̀. Eléyi dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Wíwẹ̀ jẹ́ ǹkan tí ó da, ó máa ń ṣe bí ìdárayá fún ni, ó sì máa ń jẹ́ kí ara ṣọ dọ̀ tun.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ àwọn oúnjẹ tí ó ṣe pàtàkì ó dè jẹ́ àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa ń jẹ ní ìgbà gbogbo. Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí ó dára lára tó dẹ̀ jẹ́ oúnjẹ tí ó máa ń ṣe pàtàkì náà. Àwọn oúnjẹ yìí jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní ìgbà gbogbo.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à, pẹ̀lú inú dúdú ńlá. Nígbà tí mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa ríi dájú wípé mo máa ń pe àwọn ènìyàn tí kò pọ̀, ìyẹn àwọn ìyọ̀rá pẹ́ tí mo máa ń ṣe, àà, àjọ̀dún yìí àbí ayẹyẹ yìí ní kékeré.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Àwọn ètò tẹlifísàn jẹ́ àwọn ètò tí àmọ́fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ àwọn ètò tí mo ma ń wò a gidi gan ni. Nítorí pé àwọn ètò yìí, wọ́n máa ń fún èèyàn ní ọgbọ́n, ìmọ̀ àti òyé láti ṣe àwọn nkankan tí wọ́n ṣe pàtàkì fún mi a gege bí ènìyàn lóòrèkóòrè.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní a. Ìgbà méjì nínú ọ̀sẹ̀ ni mo máa ń ra epo sínú ọkọ̀ nítorí pé a ò ṣe pàtàkì. Nítorí ọkọ̀ yìí ni mo máa ń lò láti lọ sí ibi iṣẹ́ àti láti ṣe àwọn nkankan náà tí wọn ṣe pàtàkì sí mi.

Ibo ni o ma n ra nkan. Nígbà tí mo bá fẹ́ ra nǹkan, mo fẹ́ràn láti ra nǹkan nínú ọjà. Ọjà jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Ànígbàgbọ̀ gbogbo tí mo bá fẹ́ ra àwọn nǹkan kan tí mo rò dájú wípé ó ṣe pàtàkì sí mi, mo fẹ́ràn láti lọ sí ọjà lọ ra àwọn nǹkan kan yìí.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí ni mo dẹ̀rí dájú pé mo máa ṣe nígbà gbogbo nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan. Ààbò kọ̀ǹpútà máa jẹ́ kí n dáàbò bo kọ̀ǹpútà mi, à láti rí dájú pé àwọn olè wọ́n wọ inú a mi láti jí àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ jẹ́ ǹkan tí mo ní lọ́pọ̀lọpọ̀, à ọgbà mo ní sí ẹ̀yìnkùlé mi nítorí pé mo fẹ́ràn láti máa ń jókòó síbẹ̀ àti láti máa ṣe àwọn nǹkan kan ti nu ni dunsi níbẹ̀ náà, ìyẹn ní ìrọ̀lẹ́ tàbí ní ọjọ́ Saturday nígbà tí mi ò bá lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ? Àwọn ìdènà ọkọ jẹ́ àwọn nǹkan tí mọ máa ń rí dájú wípé mo kójú wọn nípa àwọn ìmọ̀ tí mo ní nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ìgbà mí tó bá ju, àgbára mi lọ, mo máa n pe àwọn tó ní ọgbọ́n àti ìmọ̀ lórí rẹ láti wá bá mi ṣe àtúnṣe.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Pípéja jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹnkan tí mọ ti ṣe, lóòrèkóòrè nígbà tí mo wà ní kékeré. Ìgbà yen loun tí mbá le lọ sí ọ̀dọ̀ bábàbàbá mi, wọ́n máa ń kọ́ mi bí wọ́n ṣe ń pẹja. Eleyi dè jẹ́ ìmọ̀ kan tí ó máa ń fi inú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Síse oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ nǹkan ti mo ti ń ṣe a kẹ́yìn nígbà gbogbo. Nígbà tí mo wà ní kékeré, mo máa ń dúró pẹ̀lú ìyá mi nígbà tí ó bá ń se oúnjẹ. Eleyii dẹ̀ jẹ́ nǹkan tí ó fún mi ní ọgbọ́n àti ìmọ̀ láti se oúnjẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábásiṣepọ̀? Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábásiṣepọ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń dá ri dajú wípé mi ò kí ń jà mọ́ ṣe ìṣọ̀kan pẹ̀lú wọn àti àlàáfíà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìṣègùn òde? Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ìṣègùn òde jẹ́ nǹkan tí mo ṣe nígbà tí mo wà ní kékeré. Eléyìí dẹ̀ jẹ́ ìgbà ìkẹyìn náà. Nígbà yẹn lohùn, mo máa ń tẹ̀lé ẹgbọ́n mi lọ, táa máa lọ ń pa ewu àti àwọn ẹran inú igbó náà tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣe o fẹ́ràn orin òkè? Látì rin òkè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn nítorí pé eru máa ń bà mí láti máa rin òkè nígbà tí mo wà ní kékeré. O ní ìgbà kan tí mo ṣubú látòké láti ìgbà yìí ni à mí ò fẹ́ràn láti máa gun òkè mọ́. Ó de jẹ́ ǹkan tí mo máa rí dájú wípé mi ò kí ń ṣe à ní ìrékéórè.

Ṣé o máa ń ka adehun dáadáa? Nígbà tí mo bá ní àwọn iṣẹ́ tí mo bá fẹ́ ṣe tàbí àwọn paper tí mo bá nílò láti bu ọwọ́ lù kín tó ṣe àwọn eléyìí, mo máa ka àwọn adehun dáradára. Nítorí wipé ó ṣe pàtàkì láti mọ àwọn adehun kín tó ṣe àwọn kankan tí mo nílò láti ṣe náà.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Àsi sunkún jẹ́ ǹkan tí mi ò kí ń ṣe, à lábẹ́ bótí òun kórìí, mo máa ń jẹ́ aláìkánjú ènìyàn. Ìgbà tí mo sunkún gbẹ̀yìn ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, ìyẹn ní a high school. Ìgbà yí, nígbà tí wọ́n nà mí ní ilé ìwé ni mo sunkún kẹ́yìn, láti ìgbà yẹn mi ò kí ń sunkún, à lábẹ́ bótí òun kórìí.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo nítorí wípé ó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nílò láti lò láti ríi dájú wípé àwọn software mi àti àwọn kọ̀m̀pútà mi ṣiṣẹ́ bó ṣe yẹ k'ọ́n ṣe ṣiṣẹ́. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo náà.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó de jẹ́ nǹkan tí mo lò a ní ìgbà kan rí. Gíláàsì oorun ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sí ìta, a nígbà tí oorun bá pọ̀, jaburata tàbí tí oorun yẹn bá jẹ́ nǹkan tí kò dára. Mo máa wọ gíláàsì oorun láti riwẹ̀ pé mo fi bo ojú mi.

Data ti o máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ gidi gan-an. Nítorí pé mo máa ń ṣiṣẹ̀ pẹ̀lú kọ̀m̀pútà àti sọ́fútíwẹì tó jẹ́ wípé wọ́n máa ń jẹun, wọ́n dè máa ń gba data lọ́pọ̀lọ́pọ̀. Nípa ìdí èyí, data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, ohun tó bí fifteen gigì, ìyẹn márùndíni ógún à gigì ni mo máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Ojú àwòrán lójoojúmọ́ jẹ́ nǹkan tí, à, mo máa ń wò, à, nígbà gbogbo iyẹn nígbà tí mo bá wà ní ibi iṣẹ́. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń wo ojú àwòrán gidi gan-an nítorí pé àwọn ilé yìí ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn tó ń kọ́lé.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìtàgé. Eré ìtàgé jẹ́ eré ìdárayá kan tó máa ń finú mi dùn nígbà gbogbo tí mo bá ń wò ó. Nígbà tí, mo bá fẹ́ràn láti lọ ṣe eré ìdárayá fúnra mi, mo máa ń fẹ́ràn láti lọ sí sinimá láti lọ wo eré ìtàgé.

Báwo ni òṣè máa ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Mo dẹ̀ máa ń darí àwọn òṣìṣẹ́ à nígbà tí mo bá ní àwọn ìṣe tí mo fẹ́ se, mo máa pín iṣẹ́ fún wọn, mo máa sanwó fún wọn, mo de máa sọ fún wọn bi wọn ṣe máa ṣe àwọn iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe nígbà gbogbo.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, à nígbà tí mo bá lọ sí ọjà, à tí mo bá lọ ra àwọn nǹkan kan, àwọn nǹkan tí mo bá rà níbẹ̀, àwọn eléyì dẹ̀ jẹ́ à nǹkan tó jẹ́ pé bí i láílọ̀nù àbí àwọn báàgì nǹkan wọ̀nyí ni mo máa ń lò láti fi ṣe àwọn nǹkan nǹkan nigbakana.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tí ó ṣẹlẹ̀ tó dẹ̀ ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn lóre kórè nígbà tí mo bá fẹ́ ṣe àkànṣe iṣẹ́ tàbí tí mo bá fẹ́ ṣe ìlọsíwájú iṣẹ́. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ǹkan tí mo máa ń lò nígbà gbogbo láti rí i pé mo ṣe ǹkan tí ó yẹ.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún, à, Kérésìmesì. Kérésìmesì jẹ́ ìgbà tí inú mi máa ń dùn, to je wípé gbogbo àwọn ẹbí àti ará máa ń pe pọ̀ láti rí i dájú wípé a ṣe àjọ̀dún yìí bó ṣe ye kó jẹ́, àti bó ṣe ye kó yẹ tó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà nígbà gbogbo.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí òtútù bá wà àbí tí ọyẹ́ bá mú, ìgbà yí ni màá fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́. Àbí tí yìnyín bá wà, màá wọ ìbọ̀wọ́ láti rí i dájú pé mo dáàbò bo ọwọ́ mi àti ìgbà mí nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ tó le ní ibi iṣẹ́, màá wọ ìbọ̀wọ́ náà.

Báwo ni o ṣe ń rí dájú pé ọjà rẹ dára? Éléyì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Lóòrèkoore, mo máa ń rí i dájú wípé, mo ṣe ìlọsíwájú iṣẹ́ mi bó ṣe yé kí ó jẹ́ àṣe bó sé ye kí ó ye ìdí èyí ni wípé mo máa ń ṣe ìpolówó ọjà lọ́nàkọ́ọ̀nà. Mó dé, màá rí i dájú wípé ọjà mi gbòòrò síye.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Ǹkan tí mo fẹ́ràn jù ni tea. Tea jẹ́ ǹkan tí, à, ó dára lára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń ṣara lóore náà. Ni ìgbà gbogbo ní àárọ̀ kùtùkùtù tí mo bá fẹ́ lọ ṣibí iṣẹ́, mo fẹ́ràn láti máa mu tea, nítorí pé tea máa ń fún mi ní okun àti agbára láti máa ṣiṣẹ́. Mo dẹ̀ fẹ́ràn láti máa ṣé pẹ̀lú mílìkì.

Ṣé o mọ ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Nígbà tí àwọn ọmọ bá ní ró láti kọ ìmọ̀ tuntun àbí mú ẹ̀rọ tuntun wá, Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tí mo máa ń lò gidi gan-an. Nítorí wipé ó ní àwọn ẹ̀rọ gidi tó wà níbẹ̀ tí mo lè lò. Mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gidi gan-an ni nígbà gbogbo. Boya níbi iṣẹ́ tàbí níbi ọjà.

Ṣé o máa ń gba àwọn ímélì àwúlò? Ímélì àiwúlò jẹ́ ǹkan tí mo máa ń gba táwọn olóyìnbo máń ṣi spam. This spam yìí ni àwọn ímélì tí ó kì ń wúlò, àwọn olè lóde máa ń send é sáwọn èèyàn. Àwọn ímélì yìí, mo máa ń gbé wọn kúrò lórí fóònù mi ni àkíndè, ṣe ǹkan tí mo máa ń wò nígbà gbogbo.

Ṣé o máa ń tẹ́lẹ̀ òfin ìyara ọkọ̀? À, òfin ìyara ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ ǹnkan tí mi ò kí ń fẹ́ràn láti máa tẹ̀ nítorí pé kò bójú mú. Mo fẹ́ràn láti máa bọ̀wọ̀ fún òfin abẹ́ bótíwu kórí, nígbà tí mo bá wà ní ojú ọ̀nà.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà ni ẹran. Mo fẹ́ràn ẹran àsun à tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ṣe àbí ẹran tón bá ṣẹ̀ṣẹ̀ pa tó wá jẹ ẹran tútù tó dẹ̀ tí wọ́n dẹ̀ sùn dáadáa àbí tí wọ́n dín. Àwọn ẹran yìí ni nǹkan tí mo fẹ́ràn gidi lórí písà.

Ṣé o mọ, ṣe o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ nǹkan tí mo ní, tí mo dè máa ń wọ̀ nígbà tí mo bá nílò láti lọ wẹ̀. Aṣọ wíwẹ̀ yìí jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀. Àbí nígbà tí mo bá ń lo ọkọ̀ ojú omi náà, mo máa ń lo aṣọ wíwẹ̀ láti fi dáàbòbo ara mi nígbà tí ìjàmbá bá lọ ṣẹlẹ̀

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Òpó ayélujára jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti darapọ̀ mọ́ àwọn ènìyàn àti láti mọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìlú. Òpó ayélujára tí mo wà ni orí bíi Facebook o, Instagramu tàbí Twitter. Àwọn ilé yìí ni mo máa ń lò lóòrèkóòrè láti mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ayé.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Ìgbà Kérésìmesì jẹ́ ìgbà tí a máa ń ṣe ọdún ìbí à Krístì, ìyẹn ọmọ Ọlọ́run. À ìgbà yìí ni àwọn ènìyàn máa ń kojọ láti ṣe àjọ̀dún yìí tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ní arínrin tó dẹ̀ ní ayẹyẹ lọ́wọ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? À, eyín mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mi ò dẹ̀ ní ìṣòro kankan à tó jọmọ́ ti eyín à láti ìgbà tí mo ti wá. Ìgbà tí mo lọ wo eyín kẹ́yìn ni oṣù tí ó kọjá. Kì n ṣe wípé boya mo ní ìṣòro mo kan fẹ́ lọ wo ni à mo dẹ̀ lọ bá dókítà tó dẹ̀ wo fún mi.

Ṣé o fẹ́ràn lọ sí ìtíkun? Ìtíkun jẹ́ ibi kan tí mo fẹ́ràn láti máa lọ pẹ̀lú ọ̀rẹ́ tàbí ẹbí mi. Ìgbà míì mo lọ síbẹ̀ láti lọ ṣeré, láti lọ wẹ̀ àbí láti lọ jayé. À mọ́ fẹ́ràn atẹ́gùn tó wà ní ìtíkun nítorí wípé ibẹ̀ yẹn tútù, ó dẹ̀ jẹ́ ibi tí inú mi máa dùn tí mo bá ti lọ.

Ṣé o ní àwọn ẹ̀rọ olọ́gbọ́n sílé? Àwọn ẹ̀rọ olọ́gbọ́n wà nílé mi, wọ́n dẹ̀ jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi náà nígbà gbogbo. Nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan bí i àwọn tẹlifíṣàn mi, wọ́n jẹ́ ẹ̀rọ lọ́gbọ́n. Àwọn ẹ̀rọ tí mò ń fi pon omi náà, wọ́n jẹ́ ẹ̀rọ olọ́gbọ́n náà, tó dẹ̀ jẹ́ nǹkan tí o ṣe kókó láti fi lé ayé rọrùn fún mi.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni lórí fóònù mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń tàn wọn lóòrèkóòrè nígbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀. Nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan lórí fóònù mi, mo máa ń fẹ́ràn láti máa tan ìkíni sílẹ̀. Eléyìí ni mo máa ń lò láti kí àwọn ènìyàn àti láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe nígbà tí mo bá fẹ́ ṣe wọn.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ ni bàtà tí abẹ́rẹ́ bá pẹlẹbẹ. Bàtà yìí jẹ́ bàtà tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń jẹ́ kí n rìn dáadáa. Ìgbà mii tí n bá fẹ́ sáré, bàtà yìí máa jẹ́ kí n sáré dáadáa náà. Bàtà yìí dẹ̀ jẹ́ bàtà tí ó dára lọ́pọ̀lọpọ̀, à nípa ìdí èyí, bàtà tí àyè ìdí rẹ̀ bá pẹlẹbẹ mi ló fẹ́ràn láti máa ń wọ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ. À, ìgbà kẹ́yìn ni mo lọ síbẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga, ìyẹn ilé ẹ̀kọ́ unifásítì. Ìbáyìí ni mo lọ tí mo bá fẹ́ ṣe ìdánwò. Ibi báyìí ni mo máa ń lọ láti lọ kàwé dáradára fún ìdánwò mi.

Ṣé o máa ń rántí àlá rẹ lóòrèkóòrè nígbà tí mo bá lá àlá? Mo máa rántí òhun gidi gan nítorí pé àlá ṣe ǹkan tí ó ṣe pàtàkì, kì n dẹ́ ṣe ǹkan tí kò yẹ kí ènìyàn rántí. Nígbà tí mo bá là àlá, mo máa n rí dájú wípé mo rántí wòn. Ìgbà mí, màá kọ wọ́n sílẹ̀ nítorí pé wọ́n ṣe pàtàkì sí mi.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn ẹgbẹ́ tó ń ṣeré orí ìtàgé. Orí ìtàgé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Àwọn ẹgbẹ́ yìí wọ́n dẹ̀ máa ń gbìyànjú láti dá ẹ̀rín pààyàn àti láti mú inú ènìyàn dùn náà.

Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí ara ènìyàn. Eléyi ni mo máa ń ṣe lóòrèkóòrè yẹn ní àárọ̀ nígbà tí mi ò bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Yoga ṣe pàtàkì sí ara. Mòdẹ̀ máa ṣe ẹ lẹ́yìn láti rí ṣe ìdárayá torí pé ó dára fún ìlera ara àti ọkàn.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tó jẹ́ wípé nígbà tí mo bá kọ́ ọ tán, ó máa jẹ́ kí n darapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní ìlú mìíràn láti ṣe iṣẹ́ àti láti rí i dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe bó ṣe yẹ kí ó jẹ́, ati bó ṣe yẹ kí ó yẹ. Ó lè máa rọrùn fún mi láti bá wọn sọ̀rọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Nígbà ti mo bá sìn, nǹkan tí mo máa ń ṣe ni wípé, mo máa ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀. Àforíjì ẹ̀ṣẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nígbà gbogbo, nítorí wípé tí ènìyàn bá sìn, ó nílò láti tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Ẹlẹ́da na nigbagbogbo.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òwúrọ̀ kọ̀ọ̀kan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, mo máa ń jí ní dédé aago márùn-ún àwúrọ̀. Nígbà tí mo bá jí, nǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbàdúrà. Lẹ́yìn yẹn, mo máa ṣe à ìbò sùn mi dáadáa, mo máa ṣe oúnjẹ. Nígbà tí mo bá jẹun tán, mo máa lọ síbi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá ní, bá ìṣòro padà ní ibi iṣẹ́, àwọn nǹkan kan tí mo máa ń ṣe ni wípé mo máa ń gbàdúrà. Nígbà tí mo bá gbàdúrà tán, mo máa ń ṣe àwọn ìwádìí, mo máa ń bèèrè fún ìlànà àti ìmọ̀ràn lọ́wọ́ olùdarí iṣẹ́ náà.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí? Èrò ayárabíàṣá je ǹkan tí ó dẹ̀ se pàtàkì fún mi gẹ́gẹ́ bi eniyan. Eléyìí ni mo dé máa ń lò lóore kóòrè nígbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan kan. Nígbà tí mo bá dúró lílò rẹ̀ fún ọjọ́ kan, à, ó lè jẹ́ pé ó bàjẹ́ tàbí tí mo bá ní ìdojúkọ lórí rẹ̀.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí méjì, méjìlá lójoojúmọ́, à yẹn láti àárọ̀ ní dédé aago mẹ́jọ lọ sí aago márùn-ún ìrọ̀lẹ́ ni mo máa ń lò lójoojúmọ́ láti ṣiṣẹ́. Tódẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Wákàtí yìí mo máa ń lò láàárọ̀, à lójoojúmọ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibiṣẹ́? Mo máa ń kọ ǹkan tuntun ní ibiṣẹ́ nítorí pé wọ́n máa ń, a máa ń ní ìgbà, ní ìparí ọ̀sẹ̀ wọ́n máa ń fún wa ní ìwé nípa ìmọ̀ tuntun ní ibiṣẹ́ mi. Elédè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi tí mo máa ń ṣe lóòrèkóòrè, à, láti rí kọ ǹkan tuntun ní ibiṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́. Ìrìn-àjò fún iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, òde yìí, mo ṣe rìnrìn àjò fún iṣẹ́ tuntun tí wọ́n pè mí sí ní ìlú mìíràn. Tó jẹ́ wípé ó sì gba wákàtí mẹ́ta lọ́wọ́ mi kí n tó dé ibẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó máa ń ṣe dáadáa fún mi.

Ìgbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? Ìgbà tí mo kẹ́yìn lọ rí dọ́kítà ni, à, oṣù tí ó kọjá. Ìgbà yìí ni mo ríi wípé ibà fẹ́ máa yọ mí lẹ́nu. Nígbà tí mo dẹ̀ rí bẹ́ẹ̀, mo wá lọ sí ọ̀dọ̀ dọ́kítà láti lọ ba, láti lọ ṣàlàyé fún un wípé, à, nnkan tí ó ṣe mí rèé, tó dẹ̀ yẹ̀ mí wò, tó dẹ̀ fún mi ní àwọn òògùn tí mo nílò láti lò.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tíó wà ní ibi iṣẹ́ mi iṣe nkan tí, à, ó ṣe pàtàkì tí mo de nrí pé, à, mò ń ṣe, à, àtúnṣe lórí rẹ̀. Àwọn ìdojúkọ bíi iná mọ̀nàmọ́ná bí kọ̀m̀pútà àti àwọn data tí mo má n lò lẹ́ẹ̀kan náà.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mímú àwọn èrò tuntun wá jẹ́ nǹkan tí a, ó ṣe pàtàkì rẹ̀ tí mo dà máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti mú àwọn ohun tuntun wá. Mo fẹ́ràn láti máa ka ìwé, kíkà ìwé àti kó ń kọ ijinlẹ̀ látòrí Íńtánẹ́ẹ̀tì náà.

Ṣé o fẹ́ràn jíyàn? À, jíjìyàn jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe. Nígbà tí èdèàìyedè bá jáde láàárín èmi àti àwọn òṣìṣẹ́ ní ibi iṣẹ́, màá rí i dájú wípé mi ò kí ń bá wọn jíyàn nítorí pé eléyìí jẹ́ nǹkan tí kò dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Nìgbà kan tí èèyàn kan tó ṣe nǹkan tí ò dá ní ibi iṣẹ́? Èèyàn yìí jẹ́ ẹni tí ó mú nǹkan ní nǹkan, ó dẹ̀ ń fẹ́ wọ́ gidi gan. Ìgbà yìí ni ìgbà àkọ́kọ́ tí èèyàn yẹn ṣẹ̀ mī, tí mo dẹ̀ lé e kúrò ní ibi iṣẹ́, tó dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ náà.

Ṣé o ní káàdì iṣẹ́? Káàdì iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Káàdì yìí ni mo dẹ̀ máa ń lò nígbà tí mo bá nílò láti ṣe àwọn ohun koo kan tí wọ́n ṣe pàtàkì sí mi bóyá láti fi apejuwe ara mi àbí nígbà tí mo bá fẹ́ kọjá ní ojú ọ̀nà enu ilé iṣẹ́.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Mo máa ń lo ìrọ̀rí méjì, à, nígbà tí mo bá fẹ́ sùn. Ìrọ̀rí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Eléyi máa ń jẹ́ kí ọrùn mi kí ó dúró dáadáa kò dẹ̀ kí n jẹ́kí ọrùn kí ó dùn mí. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà nígbà gbogbo nígbà tí n bá fẹ́ lọ sùn lálẹ́.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni, à, orin ẹ̀mí. Orin ẹ̀mí jẹ́ omi, orin kan tí inú mi máa ń dùn sí nígbà tí mo bá gbọ́. Orin ẹ̀mí dè jẹ́ orin tí wípé, à, mo fẹ́ràn gidi gan-an ní nítorí ó dáa. Ó de máa ń jẹ́ kí inú mi máa dùn lóorekoore nígbà tí mo bá gbọ́ àwọn orin yìí.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Yíyàwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo mọ bí wọ́n ṣe ń ya àwòrán dáadáa, tọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó máa finú mi dùn náà lóòrèkóòrè. Nígbà tí mo bá nílò láti ṣe àwọn eléyìí, mo máa lo fóònù mi tàbí kí n lo tíátà láti fi ya àwòrán.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Ó rọrùn fún mi gidi gan láti darí àwọn ènìyàn, nítorí pé elèyii jẹ́ ǹkan tí mo ti ṣe dáradara sẹ́yìn, nítorí pé nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga nígbà yí, mo máa ń ṣe olórí fún àwọn ènìyàn láti darí wọn.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára lọ́pọ̀lọpọ̀. Lálá kọ́kọ́, mo máa rí dájú wípé mi ò kí ń sọ̀rọ̀. À, mo dẹ̀ máa rí dájú wípé mi ò kí ń pariwo ná. Nígbà tí mo bá jẹun, mo máa rí pé mo fọwọ́ mi dáadáa. Mo dẹ̀ dákẹ́ rọ́rọ́. À, tún jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí oúnjẹ má lọ bá sá pá mi lórí.

Báwo no bátìrì fóònù rẹ ṣe máa ń dúró. Bátìrì fóònù mi jẹ́ ǹkan tí ó ṣe kókó nínú fóònù mi. Ó dẹ̀ máa ń dúró gidi gan. Bátìrì yìí da nítorí pé mo máa ń lò fún àwọn ǹkan oríṣiríṣi àti láti ríi wípé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe lórí fóònù mi náà.

Ṣé o máa ń lo àwọn ẹ̀rọ ìlera? Ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ wá ń mu lóòrèkóòrè. Nígbà tí mo bá rí wọ́n mu, à, ẹ̀rọ ìlera, à, àwọn eleyìí tí ó dáa fún ago ara. Nígbà tí àìsàn bá ṣe ènìyàn, àwọn ẹ̀rọ ìlera yìí ni mo máa ń mu lóòrèkóòrè.

Ṣé o máa ń mu coffee ìta ní ibi iṣẹ́? Mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ nítorí pé coffee jẹ́ nǹkan tó máa ń fún, ó máa ń fi oorun kùn mí lóòrèkóòrè nígbà tí mo bá ń ṣiṣẹ́. Máa rí i dájú wípé, à, mi ò mu coffee nítorí pé nígbà tí mo bá mu coffee, ó máa ń jẹ́ kí oorun máa kùn mí, tí ó dẹ̀ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe.

Ṣé o fẹ́ràn orin atẹ́gùn? Atẹ́gùn jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Nígbà mìí, nígbà tí, ní àṣálẹ́ tàbí ìrọ̀lẹ́ tí mo bá wà níta, mo fẹ́ràn láti máa gba atẹ́gùn sára. Nítorípé atẹ́gùn jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa gbà sára nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ aṣọ alẹ́, èyi táwọn ọlọ́yinbo mọ̀ sí "night gown" àbí asọ ìwọ̀sùn. Eléèni mo máa wọ̀ tó jẹ́ wípé kò ní fi oru múmi, ó de máa jẹ́ kín wà dáadáa nígbà tí mo bá sùn. Aṣọ yìí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo wọ́n loórèkoórè nígbà tí àaye rẹ̀ bá sì sílẹ̀ nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ àbí tí n bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ẹ̀rọ yìí ni mo máa ń lò láti rí i dájú wí pé àwọn èèyàn gbọ́ nǹkan tí mo sọ àti láti gba àwọn èèyàn ní ìmọ̀ràn.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ aláyàrá bí àṣá? Àwọn eleyi yìí ni mo máa ń lò nígbà gbogbo. Nígbà tí mo bá ní ìṣòro nípa àwọn ele yìí, mo máa ń pe àwọn tó ní à ìmọ̀ lórí rẹ̀. Àwọn yìí ni wọ́n máa ń bá mi ṣe tọ́dẹ̀ máa ń yanjú rẹ̀ fún mi nígbà gbogbo náà.

Irú ìbọ̀ṣẹ́ wo ni o fẹ́ràn wọ̀? Ìbọ̀ṣẹ́ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀ṣẹ́ aláwo tí àwọn ilé olóyìnbo mọ̀ sí modern ah toilet. Eléyìí ní mòdẹ̀ máa n lò nígbà gbogbo torí wípé ó dára lọ́pọ̀lọpọ̀, àyíká rẹ̀ dẹ máa n dan, ó dẹ máa n jẹ kò kí n fa àìsàn sí àgọ̀ ara náà.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yin? Àpò ẹ̀yin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gege bí ènìyàn. À lóòrèkóòrè nígbà tí mo bá lọ sójà. Àpò ẹ̀yin jẹ́ nǹkan tí mo máa ń rà gidi gan-an nítorí pé ẹyin dára lára. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ. Nígbà tí mo bá lọ sí inú ọjà, mo máa gbé àpò ẹyin wá sílé gidi gan-an.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Àwọn ímeèlì mi jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń ṣètò lílo wọn ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Mo máa ń ṣe éléyì gidigide nítorí wípé ó ṣe pàtàkì ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nípa iṣẹ́, nípa òwò àti àwọn ọjà tí mo ń ṣe lóòrèkóòrè náà.

Ṣé o máa ka ìwé? Kíka ìwé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó wúlò fún mi gidi gan-an nígbà tí mo wà ní ilé-ìwé ẹ̀kọ́ gírámà títí di òní. Kíka ìwé jẹ́ ọ̀nà tó jẹ́ pé mo máa fi kọ́ nǹkan tuntun, ìmọ̀ tuntun àti láti mú ìròyìn julẹ̀ wá. Kíka ìwé jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi náà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Mo máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud dáadáa, nítorí pé ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn nípa ìdí ẹyẹ lóore kóòrè. Nígbà tí mo bá ní àwọn fáìlì tó ṣe kókó sí mi, mo máa ń fi wọ́n pamọ́ sórí cloud bíi Google Cloud. Eléyìí ni mo máa ń lò láti rí i dájú pé àwọn fáìlì mi wà ní ààbò.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ọkùnrin ní ilẹ̀ Yorùbá. Irungbọ̀n jẹ́ nǹkan tí inú máa ń dùn sí. Mo dẹ̀ ní irungbọ̀n bí mo ṣe wà yìí. Nítorí pé irungbọ̀n da, ó máa ń jẹ́ kí ènìyàn ní ẹwà. Irungbọ̀n dè jẹ́ nǹkan tí mo máa ń tọ́jú lóòrèkóòrè. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gidigidi.

Ṣé o máa ń ní di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nígbà míì, mo máa ń dúró láti lọ ra àwọn nnkan nínú ọjà nítorí wípé, tó bá jẹ pé àyè ṣí sílẹ̀ láti ṣe, mo máa fẹ́ràn, mo fẹ́ràn láti máa lọ sí ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Eléyìí dá dúró lórí, à, tó bá ṣe jẹ́ bí mo ṣe wà gẹ́gẹ́ bí ènìyàn, mo fẹ́ràn ìmọ̀le ní òwúrọ̀. Nítorí pé ìmọ̀le yìí, ó jẹ́ ǹkan tí àwọn olóyìnbó ti kọ̀wé lé lórí pé ó máa ń dá lára, mò dẹ̀ fẹ́ràn láti wà nínú ẹ̀ fún ìgbà díẹ̀ kí n tó lọ wẹ̀ láti lọ síbi iṣẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ àh, ǹkan tí mo fẹ́ràn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ìgbà yẹn ni mo kẹ́yìn lọ sí ibi orin. Nítorí wípé kò kìí sáyé fún mi láti ṣe àti láti lọ síbẹ̀. Àmọ́ nígbà tí àyè bá ṣe sílẹ̀, mo fẹ́ràn láti lọ síbẹ̀ gidi gan ni.

Ṣé o ti gun alùpùpù rí? Aùpùpù jẹ́ ọkọ̀ kan tí mo ti gùn rí nígbà tí mo wà ní kékeré. Ìgbà yẹn tí a bá fẹ́ lọ sí oko, mo gun ọkọ̀ alùpùpù dáradára. Nígbà tí mo wà ní kékeré, tí a bá fẹ́ lọ sóko, oko yìí ni a máa ń gùn láti lọ sóko àti láti padà wá sílé.

Ìgbà mélòó ni o máa ń fọ fọ́nù rẹ lójoojúmọ́? Látì fo nú jẹ́ nǹkan tí, ó dé, jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo máa ń lo fóònù mi lójoojúmọ́ fún à wákàtí méjìlá, nítorí pé mo máa ń lo fóònù mi láti fi ṣiṣẹ́ àti láti fi kọ àwọn nǹkan kan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé orí máa ń fọ́ ọ? Nígbà mì tímo bá ṣe àwọn iṣẹ́ tí ó le ìgbà yí ni, orí máa ń fọ́ mi. Ó dẹ̀ jẹ́ àwọn ǹkan tí a ò ṣe pàtàkì sí mi. Mo fẹ́ràn láti máa lo àwọn ògùn leekokan nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi tàbí tí iṣẹ́ yan bá ṣe nkan tí ó le púpọ̀, orí máa ń fọ́ mi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé lórí fóònù jẹ́ àwọn nǹkan tí mo máa ń ṣe, à, nígbà tí àyè rẹ bá sí sílẹ̀. À, mo dè máa ń ṣe pẹ̀lú àwọn ènìyàn bí àwọn ibi iṣẹ́ tàbí nígbà tí mi ò bá rí àyè láti ṣe ìpàdé ní, pẹ̀lú àwọn ènìyàn ní, à, ìgbà tí, ní ojú ayé náà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí mo bá ní ìdánilọ́wọ́ dúró ní ibi iṣẹ́ láti lọ jẹun. Iyen ní dede aago méjìlá ọ̀sán, ìgbà yẹn ni inú mi máa ń dùn. Ó dẹ̀ jẹ́ ìgbà tí, mo fẹ́ràn jù nínú ọjọ́, lójoojúmọ́ náà.

Ọjọ́ mélòó ni ò ń ní fún ìsinmi ọdọọdún? À, eléyìí dádúró lórí bí iṣẹ́ bá ṣe wà àmọ́ mo ní, à, àkókò tí ó pọ̀ ìjànbùràtà fún ìsinmi ní ọdọọdún, mo máa ń ní ìdáridúró alẹ́nu iṣẹ́ ní ìgbà méjì láti lọ sinmi ìyẹn ní ọdọọdún tó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn gan.

Ṣé owó tí ó ń gbà dára tó? Owó tí mò ń gbà ní ibi iṣẹ́ mi jẹ́ owó tí ó dára. To de jámo wipé ó máa ń finú mi dùn nígbà tí wọ́n bá san fún mi nígbà gbogbo. Nígbà tí wọ́n bá fún mi ní owó ibi iṣẹ́ mi, inú mi máa ń dùn gan gidi ni nítorí pé ó dára ó de máa ń tó mi láti gbé àwọn bukátà àti láti jayé.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Àwọn oníbàárà máa ń pè mi àà iyen lórí fóònù tàbí kí wọ́n fi ipè sórí ímélì mi náà. Eléyìí ni mo máa ń ṣe lóòrèkóòrè láti rí pé mo gbọ́ ìró àwọn oníbàárà láti dáhùn sí àwọn ìbéèrè tí wọ́n máa ń bèèrè àti àwọn kankan tí wọ́n nira náà.

Ṣé etí rẹ dára? Etí mi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, nítorí pé nígbà tí àwọn ènìyàn bá bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́ àwọn nǹkan tí wọ́n ń sọ gẹrẹgẹ àti dáradára. Nípa ìdí èyí ni mo fi rẹ̀ dájú wípé mo máa ń ṣe à ìtọ́jú etí mi gidigidi. Mo máa ń nu ú nígbà gbogbo. À, etí mi dára gidigidi.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ni wípé mo fẹ́ràn láti wà nínú ilé nítorí pé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òjò. Mo dẹ̀ jẹ́ ẹnìkan tí ó ń bẹ̀rù òtútù. Nígbà tí òjò bá ń rọ̀, mo fẹ́ràn láti wà nínú ilé, à kí òjò má bá pa mí.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń lò lóòrèkóòrè àti ní ìgbà gbogbo nítorí wípé à, mo fẹ́ràn rẹ̀ nígbà tí mo bá bá àwọn ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ àbí tí mo bá wà níwájú àwọn ènìyàn tó pọ̀. Báyìí ni mo máa ń lo ìrànwọ́ ohùn.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Rìn rin ní àlàáfíà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo jẹ́ ènìyàn tí ó jẹ wi pé inú rẹ̀ máa ń dùn nígbà gbogbo. À láti rìn ní àlàáfíà dẹ̀ jẹ́ ìdùnnú fún mi. Nípa ìdí èyí, mo máa ń rìn ní àlàáfíà nígbà gbogbo tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní àyíká lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ jáde kúrò nínú ilé. Mo máa rí i dájú wípé mo fin tùràrí láti fi lé àwọn ẹ̀mí búburú àgbàlá àti láti fi pa àwọn ẹ̀fọn, àwọn ááyán àti àwọn ẹkín tó máa ń wà nínú yàrá náà.

Ìgbà mélò ni o máa ń ṣàyẹ̀wò ìméèlì rẹ? Ìméli mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eléyi lóòrèkóòrè, nítorí wípé nígbà tí mo bá ṣe éléyì, ó máa jẹ́ kí n rí, ìgbà láti rí i dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe lórí àwọn ìpè tí wọ́n bá fi ránṣẹ́ sí mi nígbà náà.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Eléyìí dá dúró lórí àwọn nǹkan tí mo bá nílò láti ṣe. Nígbà míì, nígbà tí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀ tí ó bá bàjẹ́, ìgbà yìí ni mọ màá ra à tuntun mí tàbí tí eléyìí tí mò ń lò tẹ́lẹ̀ tí mo bá nílò láti pàrọ̀ rẹ̀, ìgbà yìí ni màá ra ẹ̀rọ ayárabíàṣá tuntun.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ ní wọ́n jà burata sílé, nítorí pé aṣọ yìí mo máa ń lò nígbà tí òtútù bá ń jà, tàbí nígbà tí mo bá nílò láti dájú wípé mò dáàbò bo ara mi. Nígbà tí òtútù àbí tí ọyẹ́ bá wà, aṣọ yìí ni mo máa ń wọ̀.

Àwọn àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà tó jẹ́ wípé a máa ń ṣe àjọ̀dún àti ayẹyẹ, isu ní ọdọọdún. Eléyìí dẹ̀ jẹ́, ìgbà tí inú mi máa ń dùn gidi gan nítorí pé mo máa ń rí àwọn ọ̀rẹ́ ọlọ́jọ́ pípé àti àwọn ẹbí mi náà.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìròrí? Eléyìí jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá nílò láti tí mo bá nílò ìrànwọ́ tàbí ìmọ̀ràn láti ṣe àwọn nǹkan ọ̀tún àbí tí mo bá ní ìmọ̀ láti mú nǹkan tuntun wá. Igbà yìí ni mo máa ń bèèrè ìrànwọ́ lọ́wọ́ olùdarí ètò.

Irú etígbọ̀ wo ni o máa ń lò? Etígbọ̀ tí mo máa ń lò ni etígbọ̀ tí àwọn Samsung tí wọ́n ṣe, ní ìgbà tí ó ti pẹ́, ó dẹ̀ jẹ́ etígbọ̀ tí ó da lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé nígbà tí mo bá fẹ́ lọ sí ibi ìdárayá, tí mo bá fẹ́ wo fíìmù àbí tí màá fẹ́ gbọ́ àwọn orin tí mo fẹ́ràn, òun ni mo máa ń lò láti máa gbọ́ wọn gerége.

Ṣé o ní, ṣe o ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí? À, mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀nà tó pọ̀ nítorí pé èyí jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, láti kọ́ ẹ̀kọ́ mìíràn, láti mọ ìmọ̀ tuntun àti láti bá àwọn ènìyàn tí àwọn dára pàdé nípa iṣẹ́ àbí nípa ọjà náà.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn gbọ́ ni orin ẹ̀mí. Orin ẹ̀mí jẹ́ orin tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ máa ń ṣe ìpàro ọkàn fún mi. Nígbà mìí tí inú mi bá bàjẹ́, orin ni mo máa ń gbọ́ láti ṣe ìsọdọ̀tun ọkàn àti láti rí i dájú wípé inú mi dùn lọ́ọ̀rẹ́kọọ̀rẹ́.

Èso wo ni o fẹ́ràn jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ọ̀pẹ̀ òyìnbó. Ọ̀pẹ̀ òyìnbó ó jẹ́ ǹnkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó ń dùn ó dẹ̀ máa ń ṣe ènìyàn lára lóore. Ọ̀pẹ̀ òyìnbó jẹ́ èso tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ẹ̀so yìí ni mo dẹ̀ máa fi ń ṣe àwọn ǹnkan mímu náà.

Ṣé o mọ bí a ti ń fon? Àbí a ti ń fon jẹ́ ǹkan tí mo má ń ṣe nígbà tí mo wà ní kékeré nítorí wípé nígbà yẹn tí a bá ṣe àwọn ọdún tí a má ń ṣe nígbà yẹn loun, a má ń ṣe àwọn igi kan tó dàbí fèrèsé. Àwọn igi yìí ni a máa ń fon tí a fi má ń dá àwọn ènìyàn wọn lará. Nípa ìdí èyí, mo mọ bí wọn ti ń fon dada.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí mo lò pẹ̀lú bàbá bàbá mi. Bàbá bàbá mi jẹ́ ẹnìkan ọ̀tún àti ènìyàn ọlọ́gbọ́n. Nígbà tí mo wà lọ́dọ̀ rẹ̀, ó kọ́ mi ní àwọn nǹkan kan bíi pípa ẹja, lọ ṣe oko, lọ sí omi, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó sọ mí di èèyàn ọ̀tún dóní.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ tí mo fẹ́ràn gidi gan-an nítorí pé wọ́n máa ń finu mii dùn. O dẹ̀ jẹ́ àwọn kan tí mo fẹ́ràn náà lọ́hùn. Nígbà yẹn tí mo wà ní kékeré, àwọn àlọ́ yìí ni mo máa ń gbọ́, tí àwọn bàbá bàbá mi máa ń sọ fún mi àn mo dẹ̀ máa ń wò wọ́n lórí fídíò náà.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò dédé aago mẹ́sàn irọlẹ ni mo máa ń lọ sùn. Tótẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ìgbà yìí ni mo máa, ìgbà yìí rọrùn fún mi láti ṣe àwọn nǹkan kan, láti lo ìgbà pẹ̀lú àwọn ẹbí mi kí n tó lọ sùn.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà, lójoojúmọ́ nígbà tí, inú mi bá bàjẹ́ tàbí, tí mo bá fẹ́ dára lára yá, mo fẹ́ràn láti máa kọrin. Mo dẹ̀ fẹ́ràn láti máa jó náà, tó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń fi ṣe eré ìdárayá fúnra mi náà.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi pọ̀ gidi gan-an. Láàkọ́kọ́ kọ̀npútà, kọ̀npútà tí àwọn ọlọ́yinbọ̀ mọ̀ ṣe lápútọ̀ọ̀pù. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń lò láti fi ṣe iṣẹ́ iná. Mọ̀nàmọ́ná náà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà mí ì tí mo nílò láti ṣe àwọn nǹkan kan. Láti ríi dájú wípé ara mi wà a ní ìgbà ọ̀tun. Tí o bá jí láàárọ̀, mo máa ń ríi dájú wípé mo máa ń fà a nítorí wípé ó dára lára. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń ṣàrà dí ọ̀tun nígbà tí àsìkò bá tó fún un.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan. Mo dà máa fẹ́ràn kí n máa lọ sí ilé ìjọsìn nítorí pé ó dára gidigidi. À, ó de jbẹ́ ibi tí mo ti ń gbàdúrà àti mo ti ń, à, gbàdúrà sọ lọ́run, à, láti rí i dájú wípé ayé mi di ọ̀túnṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní òpópónà? Ríra oúnjẹ ní òpópónà jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe; nítorí wipé nígbà tí mo bá ra oúnjẹ ní òpópónà, o máa jẹ́ kí, oúnjẹ tí mo rà ní ìkẹyìn, o jẹ́ kí inú dùn mí eléyi dè jẹ́ nǹkan tí mi ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀. Nípa ìdí èyí, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà gbogbo. Nígbà tí mo bá ní àwọn nǹkan kan láti ṣe, mọ́ máa rí i dájú wípé iṣẹ́ mi wà ní àkókò ó dẹ̀ wà ní àsìkò. Eléyìí máa ń jẹ́ kí ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé náà.

Báwo ni ọṣẹ máa ń pàrọ̀ ǹkan nígbà tí iṣẹ́ bá pò? À nígbà tí iṣẹ́ bá pò, mo máa rí i dájú wípé mo ṣe ìfọ̀kànbalẹ̀ ní ibi iṣẹ́. Àá nítorí wípé kì í ṣe ǹkan tí, à, mi ò fẹ́ràn láti máa rọ́ọ̀ṣì àwọn iṣẹ́ bẹ́yẹn. Tí iṣẹ́ bá ti pọ̀ lọ́wọ́ mi, màá rí i dájú wípé mo ṣe ìfọ̀kànbalẹ̀. Mo dẹ ìṣe wọ́n ń bọ́ ṣe kí ń ṣẹṣẹ.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Éléyì jẹ́ ǹkan tí mò ń rò lọ́wọ́lọ́wọ́. Nitori i pé iṣẹ́ mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ìlú tí mo wà sín, ó jẹ́ ìlú kan tó jẹ́ wípé kò sí iná níbẹ̀. Fún ìdí èyí, mò ń rò bóyá mò lè rí àwọn iṣẹ́ yìí sí ìlú mìíràn. Inú mi dé máa dun sí gidi gan.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tó ṣe pàtàkì nígbàgbọ́. Òdè jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ nítorí pé ó máa ń fún mi ní ọgbọ́n ìmọ̀ àti òye nípa àwọn ǹkan kan, àwọn ǹkan tí ó ṣẹlẹ̀ nínú ìlú, nípa ọjà àti láti mú èrò tuntun wá. Nípa iṣẹ́ náà, mo máa ń gbọ́ podcast dáadáa.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Àìsàn ìkórìíra sí oúnjẹ jẹ́ nǹkan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn, nítorí nígbà kan tí mo wà, oúnjẹ tó jẹ́ pé mi ò fẹ́ràn láti máa jẹ bẹ́yẹn ni moin-moin tàbí tí àwọn Yorùbá mọ̀ sí ọ̀lẹ̀lẹ̀. Oúnjẹ yìí nìkan ni mi ò fẹ́ràn láti máa jẹ lóòrèkóòrè.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Láti sí fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. À ìgbà tí mo máa ń sí fèrèsé ọkọ̀ ni ìgbà tí, à, tí òtútù bá, à, tí oru bá wà bí i tí, à, ibi, ibi bá, ilé bá gbóná. Ìgbàyẹn mo màa ń sí, àmọ́ bó ṣe wù kó jẹ́ mio fẹ́ràn láti masi fèrèsé ọkọ̀ sílẹ̀.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo máa ń lọ nígbà tí mo wà ní kékeré torí àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tó máa ń f'oró gbin, wọ́n jẹ́ àgbẹ̀. Gẹ́gẹ́ bí àgbẹ̀, a máa ń lọ sí àgọ̀, a máa ń lọ sí ìlú mìíràn láti lọ pàgọ́, láti lọ ṣoko. Ìbáyi ni mo máa ń lọ ṣágo, à, nígbà tí mo bá ní ìdánidúró ní ilé ẹ̀kọ́, à, ọ̀hún.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni nígbà tí mo bá ní agbára àti ọgbọ́n láti ṣe àtúnṣe láwọn lórí àwọn nǹkan kan tí mo bá ń dojú kọ. Nígbà tí ìṣòro bá wà ní ibi iṣẹ́, nígbà tí mo bá ní agbára láti lè kojú rẹ̀, inú mi máa ń dùn gan-an lọ́pọ̀lọpọ̀. Eléyi dè máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ náà.

Ṣé ẹ̀yin máa ń fọ́? Ẹ̀yin máa ń fọ́ mi nígbà mìíràn tí mo bá ṣe iṣẹ́ tó ní agbára, à tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à fún mi ná. Nígbà tí àwọn iṣẹ́ yen bá pọ̀, à mo máa rí i dájú wípé, à mo ṣe wọ́n, bó ṣe kí n ṣe ṣe wọ́n náà. Tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọgbọ́n.

Ṣé o máa ń pa àwọn oníbàárà rẹ tuntun? Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, nínú ọjà mi ná. Mo máa ń ṣe àwọn eleyìí lórekore, nítorí pé ó máa ń jẹ́ kí ọjà mí gbèrú si. Eleyìí dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀ náà. Nígbà díẹ̀ yìí, mo máa pe àwọn oníbàárà tuntun dáadáa.

Ṣé o wọ aṣọ àkọ́yọrí ní ibiṣẹ́? Aṣọ àkayọrí ní ibiṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, nítorí wi pé gẹ́gẹ́ bí ẹni tí ó ń kọ́lé, àwọn iṣẹ́ tí mo máa ń ṣe kì í ṣe iṣẹ́ tí mo lè wọ aṣọ ilé ṣe. Nípa ìdí èyí, mo máa ń wọ àwọn aṣọ yìí, tódẹ̀ jẹ́ wípé nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ ni.

Kí ni o máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn pọ̀ gan, nígbà tí mo bá rí àwọn nǹkan tó máa ń pani lẹ́rìn nínú fíìmù àbí ní orí Íńtánẹ́ẹ̀tì, ìgbà yìí ni mo máa ń rẹ́rìn. Ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. A mo máa ń rẹ́rìn dáadáa, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìmúra sílẹ̀ pẹ̀lú ìpàdé pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ máa ń ṣe. Ní ìgbà gbogbo náà nígbà tí mo bá fẹ́ ṣeléyìí, mo máa kọ àwọn ǹnkan àdéhùn àti ohun jíjẹ àti àsìkò tí a máa ṣe ìpàdé yìí sílẹ̀

Ṣé o ti lu etí rí? À, gẹ́gẹ́ bí, à, à, ọ̀dọ́mọdé ìkálẹ̀ ní ilẹ̀ Yorùbá, mi ò kí ń lu etí nítorí pé kì í ṣe àṣ-ṣe àti àṣà ọmọ Yorùbá. Nípa ìdí èyí, mi ò tí lu etí rí, mi ò dẹ ro, mi ò dẹ gbẹ ro rẹ̀ láti lu etí ní ọjọ́ iwájú náà nítorí pé kò da fún ọmọkùnrin.

Ṣé o ní ìgbékalẹ̀ ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ ní, sí ẹ̀yìnkùlé mi nítorí pé ní àṣálẹ́ ibí bàyi ni mo máa fẹ́ràn láti máa jókòó sí, láti kọrin, láti kọ̀ọ̀kan àti láti lo àkókò tó dára pẹ̀lú ẹbí mi náà àti láti gba àtẹ̀gùn sára gẹ́gẹ́ bí ènìyàn.

Agogo mélòó ni o máa ń ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi jẹ́ agogo tó ṣe, à, pàtàkì sí mi. À, mo dẹ̀ máa ń ṣe léyé sí agogo mẹ́fà àárọ̀, à, yẹn ni ojoojúmọ́. Ìgbà yẹn ni mo máa ń jí láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe láàárọ̀ kí n tó lọ sí, à, ibi iṣẹ́ mi.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Àkàrà tí mo fẹ́ràn jù ni àwọn nǹkan tí àwọn olóyìnbo mọ̀ sí small chop. Small chop yìí jẹ́ oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ oúnjẹ àkàrà tó dùn tó dẹ̀ máa sì ara lóre náà, tó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ bí ìpanu ní ọ̀sán níbi iṣẹ́.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ní àṣálẹ́, mo máa ń fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ní àṣálẹ́, mo fẹ́ràn láti máa kàwé, mo fẹ́ràn láti máa wo fíìmù àti láti, lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi kí n tó lọ sùn náà.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ní ìgbà tí ó tó àti ìgbà tí ó yẹ. Nítorí pé, léyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí pé kò sí èrírí tàbí àìsàn kankan ní àgọ́ ara. Mo máa ń fọ ọwọ́ mi ní àárọ̀, ní ọ̀sán àti ní alẹ́ tó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè náà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfamọ́ra nígbà tí o bá mú ohun mímu? Nígbà tí mo bá mú ohun mímu, màá rí dájú pé mi ò kí ń mú ju nǹkan tí ẹ̀mí mi lè gbà lọ. Nípà ìdí èyí, mi ò kí ń lo ọ̀pá ìfamọ́ra, nítorí pé nígbà tí mo bá fẹ́ mú ẹmu, màá rí dájú wípé mi ò kí ń mú nnkan tó ju agbára mi lọ.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo nígbà tí mo bá wà ní ilé ìjọsìn. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ilé ìjọsìn rí, tó dẹ̀ jẹ́ nǹkan tí mo ṣe láláì gba owó àti láláì gba ǹkan kan náà, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nípà ìdí èyí. Nígbà yen loun mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ilé ìjọsìn mi àti fún àwọn ènìyàn tí wọ́n ṣe pàtàkì sí mi náà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́ jẹ́ nǹkan tí mi ò gbàgbọ́ nínú rẹ̀ nítorí pé ìgbàgbọ́ àṣẹ̀m̀báye ni nǹkan tí mo nígbàgbọ́ sí, nítorí pé àwọn ìgbàgbọ́ isinyi wọn ti sọ di òwò, wọ́n dẹ̀ ti sọ di ọjà. Ìdí nìyẹn tí mi fi nígbàgbọ́ nínú rẹ̀.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní alẹ́. Nígbà tí àṣálẹ́ bá tó, àmo fẹ́ràn láti máa wo ìràwọ̀ nítorí pé ó ṣe pàtàkì sí mi. Ó déjẹ ǹkan tí inú mi máa ń dùn láti máa ṣe nígbà gbogbo. Wíwo ìràwọ̀ jẹ́ ǹkan tí ó dáa fún ènìyàn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? A, ní ọ̀sán, mo fẹ́ràn láti máa sùn nítorí pé nígbà tí mo bá sùn ní ọ̀sán, ó jẹ́ ǹkan tí ó dáa lára lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ máa jẹ́ kí omi àti ẹ̀jẹ̀ kí wọ́n yípo lára dáadáa. Àmọ́, mo sùn ní ọ̀sán ní ọjọ́ ìgbà tí mo bá dé láti, à, ilé ìjọsìn.

Kókó ètò wo ni o fẹ́ràn jù nígbà èwe? Àkókò ètò tí mo fẹ́ràn ní ìgbà èwe ni ìgbà tí mo wà pẹ̀lú bàbá bàbá mi. Ìgbà yìí ni wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń pẹja, bí wọ́n ṣe ń wẹ̀, àti bí wọ́n ṣe ń furugbìn tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi dònì.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àra awọn ǹnkan ìmọ̀ tí mo tun fẹ́ kọ́ pẹ̀lú iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́lé, mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun, pẹ̀lú kọ̀m̀pútà àti software láti rí i dájú wípé mo lè ṣe àwọn ẹ̀ya ilé dáradára láti di ẹni tí ó ní ọgbọ́n àti tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó pọ̀. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti máa fún ènìyàn ní owó, àti láti fi ra wọn lọ́wọ́. Mo dẹ̀ máa ń fún àwọn ènìyàn ní àmọ̀ràn àti láti fún wọn ní ọgbọ́n láti kọju ìṣòro wọn.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi jẹ́ àwọn nǹkan tí ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Àlálákọ́kọ́, à, mo máa fẹ́ràn láti máa fi owó sínú àpò owó mi nítorí pé, à, ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa ń fi káàdì ìbìṣẹ́ mi náà sí àpò owó mi tó dẹ̀ tún ṣe pàtàkì náà.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Ó de jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé oúnjẹ tó ní ata ni ìyá mi máa ń sè nígbà yẹn loùn. Ó de jẹ́ oúnjẹ tó máa ń ṣe ènìyàn lára lóore, kò kí ń jẹ́ kí aràn wà ní ara ènìyàn. Ó dà jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi, gidi nígbà tí mo bá lọ sóde bóyá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi náà. Mo fẹ́ràn láti ya àwòrán nítorí pé ilé yìí máa ń jẹ́ kí nǹkan tí mo máa lò ní ọjọ́ iwájú láti fi ṣe nǹkan tó dára àti láti fi ríi dájú wípé inú mi dùn fún àwọn nǹkan tí mo ń ṣe náà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Tí tọ́jú èékánná mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí ni màá ń ṣe lóòrèkóòrè nígbà tí èékánná mi tó bá dọ̀tí. Mo máa ń lọ sí, à, ibi tí wọ́n ti ń ṣe èékánná. À, tí wọ́n bá mi gé, tí wọ́n bá mi fọ̀, tọ́dẹ̀ máa bá mi kún. Eléyìí ni mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i lájú pé mo tọ́jú èékánná mi dáadáa.

Ọjọ́ wo ni nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ à ìsinmi, ìyẹn ọjọ́ Sunday. Nítorí pé ọjọ́ yìí ni mo máa ń ní àkókò láti lò pẹ̀lú àwọn ẹbí mi, àkókò láti jáde lọ jẹun, àti àkókò láti ṣeré, àti láti sùn tó bá ṣe wù mí tó dẹ̀ jẹ́ ìgbà tí inú mi máa ń dùn gidigidi.

Báwo ni o máa ń ṣe irun rẹ? A! Mo máa ń ṣe irun mi gẹ́gẹ́ bí, a, ó ṣe ye kí ó ti jẹ́, mo maa ṣe bó ṣe kí ó ṣe yẹ. Mo fẹ́ràn láti máa ṣe irun mi láti máa ń gé. Mo máa ń lọ síbi tí mo ti máa ń gé irun ní ọ̀sẹ̀ méjì nígbà kan láti lọ ṣe eléyìí, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí mo fẹ́ràn láti ìgbà tí mo ti wà ní kékeré. Àwọ̀ yìí ni mo dẹ̀ máa ń wọ̀ lọ sí ilé ìwé nígbà yẹn lọ́hùn, nítorí wípé àwọ̀ yìí bá mi lára mú, ó dẹ̀ jẹ́ àwọ̀ tí máa ń fi àrà mi jáde nígbà tí mo bá wọ̀ọ́ náà.

Irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹbùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹbùn tí ó dára lọ́pọ̀lọpọ̀. Bóyá nígbà tí à mo ba lérò láti lọ, à, fún, máa fún wọn ní ẹ̀bùn tó yẹ kó wọn lè máa rí ní ojoojúmọ́ tó máa ń fi inú wọn dùn. N ò fẹ́ràn ẹbùn tí, à, tó jọmo bí owó àbí oúnjẹ.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé, nígbà tí mo wà ní kékeré mo fẹ́ràn kíkọrin. Mo de, mo de darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin ní ilé ìjọsìn mi ní ìgbà yẹn lọ́hùn-ún. Tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣẹ́ pàtàkì fún mi títí di òní. Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Bawo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Dí dáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì. Nípà ìdí èyí, mo máa ń ṣe éléyì kí n rí dájú wípé mo dá àwọn ènìyàn tó bá pè mí lóhún. Mo máa ń lọ sí ibù ìkọ́kọ́ láti lọ dáhùn fóònù mi tó dé jẹ́ ǹkan tí mọ́ máa ń ṣe nígbà mí tí m bá ní ìpè tí ó ṣe pàtàkì.

Iyàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Iyàrá tí mo fẹ́ràn jù ní ilé mi ni iyàrá ibùsùn mi. Iyàrá ibùsùn mi jẹ́ ibi tí mo fẹ́ràn gidigidi nítorí wípé ó tutù, ó jẹ́ ibi tí mo ti ní ìfọ̀kànbalẹ̀, ó dẹ̀ jẹ́ ibi tí, àà, ìdánìjẹjẹ wà láti fi ṣe àwọn ǹkan kan tó ṣe pàtàkì sí mi náà.

Ibo ni o fẹ lọ ṣe ìsinmi? Ìsinmi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mo bá fẹ́ lọ ṣe, mo fẹ́ràn láti lọ sí ilẹ̀ China nítorí pé ilẹ̀ China jẹ́ ibìkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. À, ibíbàyi jẹ́ ibi tí mo fẹ́ràn láti lọ ṣe ìsinmi níbẹ̀. Àí, bíbàjẹ jẹ́ ibi tí inú mi máa ń dùn sí nǹkan náà tó dè dára púpọ̀.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo mọ ìtumọ̀ orúkọ mi, dáradára nítorí pé orúkọ mi jẹ́ orúkọ kan tí, ó dára, tí ó dẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá, ó dẹ̀ jẹ́ orúkọ tí àwọn ènìyàn fẹ́ràn gidi gan. Orúkọ mi dára, mo dẹ̀ mọ ìtumọ̀ rẹ̀ yegeyege.

Ṣé o mọ dè ní, ṣe o máa ń dè ní àkókò? À, díde ní àkókò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Mo fẹ́ràn ilé yìí nítorí wípé nígbà tí mo bá dé ní àkókò, ó máa jẹ́ kí n mọ gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀, láìla ìpàdánù àwọn ore-ọ̀fẹ́ tàbí àwọn ìmọ̀ kankan níbi tí mo bá fẹ́ lọ.

Bawo ni ìgbéyàwó ìṣe tí o kẹ́yìn ṣe rí? À ìgbéyàwó ìṣe tí mo kẹ́yìn lọ jẹ́ nǹkan tó ní arinrin tó dẹ̀ dùn, à nítòri wípé ó ní ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan tó ń ṣe ìgbéyàwó, òun ló pè wá sí òde yìí, èmi àti àwọn ọ̀rẹ́ mi le lọ síbẹ̀. Ó jẹ́ ibi kan tí inú mi dùn sí, tó dẹ̀ jẹ́ ibi tó ní ayẹyẹ, tó dẹ̀ ní ìgbérinà.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à, ní ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ máa ń wọ fìlà gidi gan-an nítorí pé mo fẹ́ràn fìlà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí n lẹ́wà nígbà tí mo bá fẹ́ lọ sí òde tàbí tí n bá fẹ́ lọ sí ibi ayẹyẹ. Fìlà jẹ́ nǹkan tí, à, mo máa ń wọ tó dẹ̀ jẹ-- tó dẹ̀ máa ń, à, jẹ́ kí n lẹ́wà púpọ̀.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Gígùn kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí à mọ́ fẹ́ràn. Ìgbà míì mo máa ń fi ṣe eré ìdánì tó jẹ́ nǹkan tí àmọ́ fẹ́ràn gidigidi. À eléyìí jẹ́ nǹkan tó tún ṣe pàtàkì sí mi náà. À mọ́ dẹ̀ mọ bí wọ́n ṣe ń gùn dáadáa àgàgà nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ìyẹn yunifásítì. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè.

Ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà máa ń ṣe eléyìí ní òrékòrè nítorí pé ó dá lara, ó dà jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó jẹ́. Eléyìí dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà, ní igbà gbogbo. Inú mi de dùn sí i gan.

Ṣé o máa ń sáré? Sí sáré jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gírámà ìgbà yíi ni mo kọ́ bí wón ṣe ń sáré, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn lóòrèkóòrè náà. Nítorí ní ìgbà tí mo ń sáré, mo gba àwọn èbùn lóríṣiríṣi, tọ́dẹ̀ jẹ́ eleyii tó dára tí mo dẹ̀ sí ní di òní.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé? Loọ́sọ́ṣẹ̀, ní ọsọ́ọ̀ṣẹ̀, mo máa ń ní ìpàdé, ní, ìgbà méjì. Yẹn ni ọjọ́ ajé, ní ọjọ́ Monday láàárọ̀ nígbà tí mo bá dé ibi iṣẹ́ àti ọjọ́ Sunday ní ìgbà tí mo bá lọ sí ilé ìjọsìn. Éléyì dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi ná gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń na ara rẹ? Nína ara mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nígbà gbogbo. Ó dè jẹ́ ǹkan tó máa ń fi inú mi dùn náà nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan kan lórí lábẹ́boti wu kóri Nína ara jẹ́ nǹkan lára àwọn tí mo máa ń ṣe tó dẹ̀ máa dá a fún mi torí pé ó dá lara.

Ṣé o, o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi ni, a, ìràwọ̀ omi. Àmì ìràwọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì láti mọ bí mo ṣe máa máa ṣe ṣẹ́ tàbí láti ṣe àwọn kankan tó tun ṣe pàtàkì sí mi náà. Àmì ìràwọ̀ mi dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ jẹ́ eléyi tí wọ́n mọ̀ sí Aquarius.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Titọjú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi o dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà gbogbo. Lálákọkọ́, tí màá bá fẹ́ tọ́jú ara mi, nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ríi dájú wípé mo máa ń jẹ ohun, ǹkan tó da. À tí bá ti jẹ́ ǹkan tó da, mo máa rí ká pé mo máa ń wẹ̀, mo dẹ̀ máa ṣe ìmọ́tótó àyíká mi náà.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Títún àwọn ǹkan ṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, tí mo má ń ṣe nígbà mi, nígbà tí àsìkò báwà fún àwọn eléyìí tí àwọn ǹkan bí àwọn ǹkan ilé tí wọ́n bá bàjẹ́. Ìgbà yìí ni mo máa tún wọ́n ṣe, tọ́ dé jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórèkóòrè náà tó dẹ̀ da.

Ṣé o máa n wọ ìborùn? Ìborùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi lọ́pọ̀lọpọ̀ nígbà tí oòrùn bá pọ̀ àbí tí oòrùn bá mú gidigan. Ìgbà yìí ni mo máa ń wọ ìborùn. Tọ́ dẹ̀ jẹ́, nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè ni tó dẹ ṣe pàtàkì sí emi náà láti ṣe àwọn nkankan tí inú mi máa ń dun sí.

Irú fọ́ọ̀nù alágbèéká wo ni o máa o ń lò? A fọ́ọ̀nù tí mo ń lò jẹ́ fọ́ọ̀nù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Fọ́ọ̀nù yìí jẹ́ fọ́ọ̀nù àti àwọn Samsung, ilé iṣẹ́ Samsung ṣe jáde tí ó ti pẹ́. Fọ́ọ̀nù yìí jẹ́ fọ́ọ̀nù tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí bátìrì rẹ̀ àti kámẹ́rà náà sì dára gan-an ni.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn elédè yii de je ǹkan tí o ṣe pàtàkì sí mi náà há ní ọ̀nà nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ bóyá ẹbí, ọ̀rẹ́ tàbí àwọn, alábáṣiṣẹ́pọ̀, mo máa ń kọ lẹ́tà fún wọn gidi gan ni.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Mo máa ríi dájú wipé mo fọ eyín mi ní ìgbà méjì lójojúmọ́. Iyín ní àárọ̀ à kí n tó jáde àbí kí n tó lọ sí ibi kankan, àti ní alẹ́ kí n tó lọ sùn. Tí n bá tí jẹun alẹ́ tán, ìgbà yi ni mo máa n fọ eyín mi. To dẹ́ je ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń rìnrìn-àjò lọ sí ibi iṣẹ́? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi lóòrèkóòrè. Nígbà mìíì, mo máa ń rìnrìn-àjò láti lọ sí ibi tí wọ́n ti máa ń wọ ọkọ̀. Àmọ́, mo ní ọkọ̀ tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́. Ó dẹ máa n gba bí i wákàtí méjì láti lọ àti láti padà wá sílé.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Pínpín oúnjẹ mi kì í ṣe nǹkan tí ó le ra. Ìgbà mìí tí mo bá wà ní ibi iṣẹ́ tí àwọn ènìyàn kan wà tí wọ́n ò ní oúnjẹ, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú wọn. Eléyìí ni láti fi ìfẹ́ hàn àti láti tẹ̀lé ìlànà tí ó wà ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọlúàbí ṣe ń ṣe.

Báwo ni ó ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́? À, pín owó láàárín àwọn ọ̀rẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ìgbà mí ì nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ sóde, ta lọ jẹun tàbí ta lọ sí òde. À, owó ta bá ti pa bẹ́ẹ̀, a máa pín ní ọ̀gbọ̀ gbà ni. Tó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lọ́nà kan náà.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Mo máa ń lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún jẹ́ nǹkan tí mo máa ń lò gidi gan nítorí wípé mo fẹ́ràn ọwọ́ ọ̀tún. Ó de je ǹkan tí mo máa ń fi ṣe àwọn iṣẹ́ tí mo bá ní láti ṣe ní igbà gbogbo. Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò jù tó de jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí. Tó dẹ̀ jẹ́ pé nkan tó ṣe pàtàkì ni. Nígbà tí àbúrò mi kan tí ara wọn ò dá ti wọ́n de pé mi lọ síbẹ̀ ní ilé ìwòsàn lọ́hun, ìgbà tí mo dé ibẹ̀, ẹ̀jẹ̀ ni mo dẹ̀ fún won. Ẹ̀jẹ̀ yii dẹ̀ jẹ́ nkan tí ó bá lára mu yégé nítorí pé ẹ̀jẹ̀ kankan ni a jọ máa ń lò.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Àforíjì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, eléyi ni mo má ń tọrọ ní ìgbà gbogbo. Bóyá lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ aládùgbò, lọ́wọ́ ọ̀rẹ́. Nígbà tí mo bá ṣe àṣìṣe tàbí tí mo bá ṣe, tí mo bá ṣẹ̀ wọ́n, eléyi ni mo dẹ̀ má ṣe láti tọrọ àforíjì a, ní ọ̀nàkọ́nà tí mo bá ṣẹ̀ sí wọn.

Ṣé o máa pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ wọ́n pa wọ́n mọ́ lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí iṣẹ́ àti sí ibi ọjà mi. Nígbà tí mo bá rí fáìlì tí mo nílò, mo máa ń tọ́jú wọn pamọ́ tó dẹ̀ jẹ́ nǹkan tí mo nílò ní ọjọ́ iwájú náà.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mi ò kí ń rọrùn. Rí rọrùn jẹ́ nǹkan tí, à, mi ò fẹ́ràn rárá nítorí wipe mo rí wipé ó jẹ́ nǹkan tí ò dáa. Ó de jẹ́ ìwà kan tí kò ṣe dáadáa pẹ̀lú àwọn ènìyàn. Nígbà tí mo bá n sùn, mo máa n rí i dájú wipé mi ò rọrùn rárá bí ènìyàn.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà? Oúnjẹ ọ̀sán mi máa ń gba wákàtí kan àti àbọ̀, à, nígbà tí mo bá fẹ́ lọ jẹun. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, à, tí n bá ní ìdánidúró, wọ́n máa ń fún mi ní wákàtí kan àti àbọ̀ láti lọ jẹun àti láti lọ ṣe àwọn ǹkan kan tó ṣe pàtàkì sí mi náà lọ́hùn-ún.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ní àwọn ènìyàn tí wọ́n bá mi ṣiṣẹ́, mo máa n ríi dájú wípé mo ṣe ètò tí ó dáa fún wọn láti ríi dájú wípé àwọn rí owó wọn gbà ní àsìkò àti ní ìgbà tí ó yẹ náà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, tọ dẹ̀ jẹ́ nǹkan tí inú mí máa ń dùn sí lóòrèkóòrè. À mo fẹ́ràn orin gidi gan. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé ó máa ń fi inú mi dùn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo ṣe pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tí ó kọjá, tó jẹ́ ọjọ́ tí mo lọ sí, à, ìjọsìn. Ilé ìjọsìn mo ti pàdé wọn, ta tí ṣeré, ta tí sọ̀rọ̀ síra, ta de bára wa ṣe àwọn ǹkan kan tí a ní làti ṣe, láti bí ọ̀rẹ́ rere.

Ṣé o mọ, ṣe o máa n fi ìpara sára? Ìpara jẹ nǹkan tí ó ṣe pàtàkì, à, fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa n lo ìpara, à, lóore kóòrè nítorí pé mo fẹ́ràn àgídìgan. Ìpara dá lára, ó máa n fi ara dán, ó dè máa n jẹ kí, à, ènìyàn ní ọ̀ṣọ́ sára náà. Mo máa n lo ìpara lóore kóòrè nígbà tí mo bá lọ wẹ̀.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Àkókò tí mo fi iṣẹ́ mi ṣe ni àkókò, ní dédé aago mẹ́sàn-án àárọ̀ di aago márùn-ún ìrọ̀lẹ́. Ìgbà yìí ni mo fi iṣẹ́ mi ṣe. Ó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó fún mi láàyè láti ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe, bóṣe yẹ kí ó jẹ́, àti bóṣe yẹ kí ó yẹ.

Ṣé o ti, o ti, o jẹ́ ènìyàn tí ó máa ń ṣètò nǹkan? Ṣíṣe ètò kàn jẹ́ àṣà tí èmi máa ń ṣe nígbà gbogbo nítorí wípé, àà, ṣíṣe ètò ǹkan jẹ́ kí ǹkan lọ dédé, ó dẹ jẹ́ kí èèyàn ṣe ǹkan lọ́nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan dáadáa bóyá ní ibi iṣẹ́ àbí níbi òwò.

Kí ni o máa ń ṣe láti tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ jẹ́ àwọn ènìyàn tí wọ́n ṣe pataki si mi. Mo dẹ̀ jẹ́ ènìyàn tó máa ń ka ìwé dáadáa, mo máa ń mú ìro ọ̀tún wá, mo dẹ̀ máa ń ṣe ètò ìgbékalẹ̀ bí iṣẹ́ ṣe máa lọ síwájú. Eléyìí ni mo máa ń ṣe lóòrèkóòrè láti rí i dájú pé mo tayọ láàárín àwọn alábáṣiṣẹ́ pọ̀.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Àá, jíjí ní kùtùkùtù jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè. Nítorí pé ìgbà yìí ni mo máa ń rí dájú wípé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ àti gẹ́gẹ́ bí ó ti yẹ. Ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo máa ń jí ní dedé aago márùn-ún ìyẹn ní, àárọ̀ kùtùkùtù kí n tó lọ sí ibi iṣẹ́.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Àà, ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mìí tí ayé rẹ̀ bá sí sílẹ̀. Boyá nígbà tí olùdarí ibi iṣẹ́ bá rán mi lọ sí ìlú mìíràn láti lọ ṣe àfọjú tó àwọn iṣẹ́ eléyi ni, mo máa kọ wọ́n sílẹ̀ gẹ́gẹ́ bí ǹkan tí ojú mi rí. Eléèyi ni, mo dẹ̀ máa n rò ó bí, àà, ìròyìn fún àwọn ènìyàn.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Tábìlì iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, tó dára, tó gbówó lórí, ó de jẹ́ ibi tí mo ti máa ń kọ àwọn ǹkan kan, nípa iṣẹ́ àti nípa ọjà náà.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò ní ìrora kankan, nítorí wípé kì í ṣe ǹnkan tí a fi kọ́ mi nìyẹn. Gẹ́gẹ́ bí i ènìyàn tó ní ìgboyà, nígbà tí n bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn mi ò kí ní ìrora kankan.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń rí dájú pé mo dáàbò bò ó lọ́nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ṣe elèyí nípa kí n máa lo password àbí kí n máa lo àwọn ǹkankan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé òun ni mo máa ń lò láti rí dájú pé mo dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó da gidigidi, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ nǹkan tó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ràn mi ní ibi iṣẹ́, tó dẹ̀ jẹ́ pé wọ́n máa ń bọ̀ wọ́n fún mi ní ìgbà gbogbo. À ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ ṣe dáadáa fún àwọn ènìyàn.

Ìgbóná jẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbóná jẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni àwọn olóyìnbo mọ̀ sí air condition. Air condition jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ó jẹ́ amúlé tutù tó máa ń mú ilé tutù tó dè máa ń mú àyíká tutù náà. Ilé yìí ni ǹkan tí mo fẹ́, à, ní inú ilé mi àti ní yàrá mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? À, ní, à, ọ̀sẹ̀ tí ó kọjá. Ìyẹn ni ọjọ́ Àbámẹ́ta. Ìgbà yí ni mo lọ sí ilé oúnjẹ nítorí wípé, à, kò sí, à, oúnjẹ nílé. Mi ò dẹ ra ye se oúnjẹ nígbà náà lọ́un. Ìgbà yí ni, eleyi lo mú mi lọ ilé oúnjẹ láti lọ ra oúnjẹ.

Ṣé o fẹ́ràn wà ní òru? À, wíwà ní òru dá dúró lórí nǹkan tí o bá ṣẹlẹ̀. Nígbà mí tí, iná ò bá sí, ìgbà yìí ni màá wà ní òru. Àmọ́ à, lábẹ́ bọ́ tí wu kórí, mi ò kí ń fẹ́ràn láti wà ní òru. Àyàfi ìgbà tí mo bá fẹ́ sùn lálẹ́, ìgbà yen ni mo màá wà ní òru.

Irú kọ̀npútà wò ní o ní? À, kọ̀npútà tí mo ní ni kọ̀npútà tí wón ń pè ní HP, HP kọ̀npútà. Ó jẹ́ kọ̀npútà tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó de jẹ́ kọ̀npútà tó ní gbogbo àwọn ẹ̀rọ àti àwọn agbára tí mo nílò láti fi ṣe àwọn iṣẹ́ àti láti fi ṣe àwọn ètò tuntun tó máa ń jẹ́ kí iṣẹ́ mi tẹ̀síwájú.

Ṣé o máa ń jẹ gúọ́mù? Gúọ́mù jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, mo dà máa ń jẹ ẹ́. Bóyá tí mo bá fẹ́ lọ sáré nígbà yẹn tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ girama, tí mo bá ti lọ sí, àyèyẹ̀ ibì tí wọ́n tí ń sáré ìgbà yìí, mo fẹ́ràn láti máa jẹ gúọ́mù nítorí pé ó máa ń fún mi ní okun, ó dà máa fún mi ní agbára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, mo máa ń lo àkókò mi gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ti lò. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Inú mi dẹ̀ máa ń dùn sí náà nígbà tí mo bá wà nínú ilé. Mo máa ń ṣe ètò àkókò àti àwọn ǹkan tí mo fẹ́ ṣe ni.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní dédé aago méje. Alẹ́ tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí wípé mo máa ń délé ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ nígbà tí mo bá délé tí mo bá ti lọ wẹ̀, tí mo bá ti sinmi, à ìgbàyi ni mo máa ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ. Ní dédé aago méje ni mo máa ń jẹun alẹ́.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ígbà tí mo kẹ́yìn fò ni ọdún tí ó kọjá, ìyẹn nígbà tí mo lọ sí ìlú Canada lọ kọ́ ìmọ̀ tuntun nípa isẹ́ àti nípa ọjà mi. Igbà yí de jẹ́ ìgbà tí inú mi dùn gidi gan. Mo lọ pẹ̀lú ọ̀rẹ́ mi kan tó jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì tó dẹ̀ kọ́ mi ní àwọn nǹkan kan tí mo ní mọ̀ nígbà yẹn.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? À, ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń lò lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ kọ ìwé. Ó dẹ jẹ nǹkan tí ó dára à lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ iyẹn ní primary school. Látì gba yẹn ní mo ti bẹ̀rẹ̀ láti máa lo ọwọ́ láti máa fi kọ ìwé, tó dẹ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí mo fẹ́ràn gidi gan, nítorí pé nígbà tí mo bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, o máa ń fún mi ní ìṣipaya ọkàn. Ó dẹ si máa ń jẹ́ kí n mọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé. Ó dẹ jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa lọ, láti lọ pààrọ̀ ọkàn.

Báwo ni o ṣe máa ń gba iyìǹ? Gbigba iyìǹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dè máa ń ṣe eléyìí, nípa oríkì. Nígbà tí àwọn ènìyàn bá ń kí mi, eléyìí máa ń múnú mi dùn gidigidi. Ó dè máa ń jẹ́ kí ń gba ìyìn gan gidi ni. Eléyìí dè jẹ́ ǹkan tí ó da. Tàbí tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún ní ibi iṣẹ́, mo máa ń gba ìyìn.

Báwo ni yóò ṣe máa kọjú àsìkò ìparí ọ̀ṣẹ̀? Àsìkò ìparí ọ̀ṣẹ̀ jẹ́ ǹkan tí inú mi máa ń dùn sí, nítorí pé ìgbà yí ni mo máa ń ṣe ètò láti lọ sóde àti láti lọ bá àwọn ọ̀rẹ́ ṣe ère, láti lọ bá àwọn ẹbí náà àti láti lọ sí ibi tí àmọ́ ti máa ń ṣe àwọn nǹkan tó máa ń mú inú mi dùn gidigidi.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ fún àwọn èèyàn, bóyá fún ọ̀rẹ́ alábàágbé, aládùúgbò, ẹbí àti ará tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo máa ń ṣe eleyìí lálàí so fún ẹni kenikeni eléyìí tó dẹ̀ ṣe nǹkan tó ṣe pàtàkì jù nínú ẹ̀.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ nígbà tí o bá fẹ́ pàrọ̀ ọkàn mi? Mo rí i pé, àáa, mo máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Lálá kọ̀ọ̀kan, mo fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan tí ó dára, mo de fẹ́ràn láti máa gbọ́ orin, láti máa wo fíìmù àbí láti gbé pa fídíò pẹ̀lú àwọn ẹbí mi náà.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Nígbà tí ọkọ̀ bá ṣèṣe lọ́wọ́ mi tí mo bá ń lo ojú ọ̀nà, mo màa rí dájú wípé mo, mo, mo lo ọgbọ́n àti ìmọ̀ tí mo kọ́ nílé ìwé ẹ̀kọ́ gíga se, tí ò bá ṣiṣẹ́, mo máa pe àwọn tó ní ọgbọ́n ìmọ̀ lórí rẹ̀ láti bá mi dojúkọ ọ́.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidigidi. Mi ò dẹ̀ kí n lo gíláàsì fun ojú, nítorí wípé emi ò ní àìsàn ojú kankan. Mò dẹ̀ máa ń ríran dáá daradára. À, ìran, à, bí mo ṣe ń rọ́jú ọjọ́ nkan tí ó dára, mo máa ń rí ǹkan gerige. Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ láti rí àwọn ǹkan kan tí mo bá fẹ́ rí.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mi ò kí ń bínú, kì ń ṣe nǹkan tí à mọ́ fẹ́ràn láti máa ṣe, nítorí wípé àn bíbínú jẹ́ ǹkan tí a kì ń ṣe ìwà ọmọlúwàbí. Nígbà tí ǹkan bá ṣẹlẹ̀ nínú ọkọ̀ tó bá fi inú bí mi, mo rí dájú wípé mi ò bínú, mo dẹ̀ fi ọkọ̀ bàlẹ̀ náà.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Kíka àwòrán ilé jẹ́ nkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi naá. Nígbà tí àwọn ǹkan kan bá ṣẹlẹ̀ níbi tí mò ń gbé àbí níbi tí mo wà, mo máa ń ka àwọn àwòrán ilé gẹ́gẹ́ bí ó ṣe ye kojẹ àti gẹ́gẹ́ bí ó ṣe ye koye, tó dẹ̀ jẹ́ nkan tí ó ṣe pàtàkì ná.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Nígbà mí tí mo bá ṣìnà, bóyá tí mo bá fẹ́ lọ síbìkan, tí mo bá fẹ́ lọ síbìkan bí òmíràn tí mo wá ṣìnà, mo máa rí dájú wípé mo ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá rí. À, ní agbègbè àwọn eléyii ni wọ́n máa ń ṣe, à, ọ̀nà tó máa ń ṣe ọ̀nà fún mi láti lọ.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán ni ìpanu. Ìpanu jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù ní ọ̀sán nítorí wípé mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ó wúwo àbí oúnjẹ tí ó tóbi lára. Ìgbà yìí ni mo máa ń ra àwọn bí meat pie àti àwọn àkàrà pẹ̀lú omi.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nígbà gbogbo tí mo dè ẹ́ máa ń lò ní òrèkóòrè. Ìpolówó mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórí tẹlifíṣàn àti lórí rédíò náà láti ríi dájú wípé àwọn ènìyàn ó mọ ǹkan tí mo ń tà àti ibi owó mi.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń wọ̀, à, nígbà mìí à tí mo bá fẹ́ lọ sóde. Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó dẹ̀ ṣe kókó ní, à, nígbà tí mo bá fẹ́ lọ sóde, lọ síbi iṣẹ́. Ó máa n jẹ́ kí n mọ ago, ó máa jẹ́ kí n mọ ibi tí àkókò àbí tí ọjọ́ wà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀, mo máa ríi dájú wípé, mo ṣe àwọn ètò rẹ̀ sílẹ̀ láti mọ ohun tí mo máa sọ nígbà àti ní àkókò àti bí mo ṣe máa dojúkọ àwọn ìbéèrè náà.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi, ẹranko ọ̀sìn mi dẹ̀ jẹ́ ajá. Ajá ni ẹranko ọ̀sìn tí mo ní nítorí pé mo fẹ́ran ajá. Ajá dẹ̀ jẹ́ ẹ̀ràn kan tí inú mi máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá rí wọn. Ìdí èyí ni ó jẹ́ kí n lọ ra ajá gẹ́gẹ́ bí ẹran ọ̀sìn mi.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ọjà? Ọjà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo máa ń lọ sọ́jà ní ọ̀sẹ̀ méjì méjì. Ìgbà yìí ni mo máa ń lọ ra àwọn nǹkan tí mo nílò nínú ilé, à sílé. À mo máa ń lọ sọ́jà ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ní ìgbà kẹ́yìn tí mo lọ sọ́jà lọ ra àwọn ohun èlò tí mo nílò nínú ilé láti se oúnjẹ.

Gíga tó ga tó, gíga tí mo ga tó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Mo ga lọ́pọ̀lọpọ̀ dé six feet. Six feet i dẹ̀ jẹ́ ǹnkan tí mo máa ń lò nígbà gbogbo láti rí i dájú wipé àwọn ènìyàn ń bọ̀ wọ̀ fún mi. Gíga yìí dẹ̀ jẹ́ ǹnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ọmọkùnrin. Mo ga lọ́pọ̀lọpọ̀ tó dẹ̀ dá mi lọ́hùn.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Síṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo máa ń ṣe, ah, lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo wà ní, ah, ilé ìwé ẹ̀kọ́, ah, gírámà nígbà yẹn, mo máa ń ṣiṣẹ́ láti ilé pẹ̀lú àwọn ilé-iṣẹ́ kan ní ilẹ̀ Germany tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa ń san owó gọbi ọ fún mi. Nígbà yẹn, ṣíṣe iṣẹ́ láti ilé jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo dà máa ń ṣe gidi gan-an ni. Nítorí pé, à, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn, ó dáa lára, ó dà máa ń jẹ́ kí ara na gere ge. À, ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à, lóòrèkóòrè nígbà tí àyè bá ṣí sílẹ̀ láti ṣe.

Ṣé o máa ń ṣe ohun, ṣe o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọdé máa ń wọ̀ wọ́n nígbà tí mo bá rí ààyè láti ṣe bẹ́ẹ̀. Ohun ọ̀ṣọ́ dára lára ọmọ, nígbà tí mo bá fẹ́ lọ sọ́de, bóyá lọ sí ibi ayẹyẹ tàbí ibi tí wọ́n bá pè mí sí, mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́.

Ibi, ibo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù ni sinimá, iyen, ilé tí wọ́n ti ń wo fíìmù tuntun tó bá ṣẹ̀ṣẹ̀ jáde. Mo fẹ́ràn kí má lọ sí ibi báyìí nítorí pé ó da lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo bá lọ síbẹ̀, ó máa fún mi ní ìṣípayà ọkàn. Ibi báyìí mo dẹ̀ ṣe máa pààrọ̀ ọkàn mi náà tó dẹ̀ dá púpọ̀ fún mi.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Kíkí àwọn ènìyàn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Eléyìí maa dá dúró lórí ènìyàn tí mo fẹ́ kí. Tóbá jẹ́ pé àwọn ènìyàn tí ó jù mí lọ ni, mo máa ń bọ̀wọ̀ dọ̀bálẹ̀ láti kí wọ́n ni. Tóbá jẹ́ pé àwọn ọ̀rẹ́, mo máa ń dúró láti kí wọ́n ni. Ó tọ́ dẹ̀ jẹ́ nǹkan tí, àá, ó ṣe pàtàkì sí mi.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìna rẹ? Àwọn oro àṣìna mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa rántí wọn lóòrèkóòrè nígbà tí mo bá ní èrò láti ṣé, ọ̀rọ̀ àṣìna mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mọ dé máa ń kọ̀ wọ́n sílẹ̀. Eléyìí ni ó máa jẹ́ kí n rántí wọn nígbà tí ó yẹ kí n ṣe bẹ́ẹ̀ fúnra mi náà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù February, ìyẹn oṣù kejì ọdún, tó dẹ̀ jẹ́ ọdún tí, à, àbí mi náà nípa idí ẹ̀yìí. Ọdún yìí jẹ́, oṣù yìí jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, ó dẹ̀ jẹ́ ìgbà tí inú mi máa ń dùn gidi, gidi nítorí pé ó jẹ́ ọjọ́ ìbí mi, à, tó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidi, gidi náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ àbí bá àwọn oníbàárà sọ̀rọ̀ jẹ́ ǹkan tí, à, inú mi máa ń dùn ṣi i. Tí bá fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, màá rí pé mo lo ọ̀wọ̀ ṣe. Mo dẹ̀ yé rì dájú wípé mo bá wọn sọ̀rọ̀ ní orí fóònù tàbí láti gba ìpè ímélì sí wọn tọ dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí kò sí òjò, ìyẹn ìgbà ẹ̀rù. Ìgbà ẹ̀rù jẹ́ ìgbà kan tó, tí mo fẹ́ràn dáadáa. À nígbà tí òòrùn bá ń ran, ìgbà òòrùn ni ojú ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí pé mi ò fẹ́ràn ojo rárá àti rárá.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, aṣọ ìbora jẹ́ nǹkan tí mo máa ń lò, à, gidi gan. Nítorí pé mo fẹ́ràn rẹ̀. Nígbà tí, à, òjò ń bá ń rọ, mo máa ń lo aṣọ ìbora. Nígbà tí òtútù bá wà, mo máa lo aṣọ ìbora. Aṣọ ìbora jẹ́ nǹkan tí mo máa ń lò nígbà kúgbà nígbà tí mo bá ń sùn.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Yíyan àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ nǹkan tí à á ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Wọ́n dà máa ń ṣe eléyìí à pẹ̀lú ìwádìí. Mo máa ń yàn wọ́n à tí ń bá rí dájú wípé wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ fún iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tán dẹ̀ ní ẹ̀mí ìṣọ̀kan tí wọn kì í ṣe olè náà.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀? Síṣéwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mìí. Ní torí wípé nígbà tí mo bá fẹ́ gba àwọn ènìyàn sí ibi iṣẹ́, mo máa rí i dájú wípé mo gba àwọn ènìyàn tí ó dára, àwọn ènìyàn tí ó da, àwọn ènìyàn tó ní ọgbọ́n àti ìmọ̀, aá láti ṣe àwọn iṣẹ́ tí hin bá fẹ́ fún wọn ní bó ṣe yẹ kó jẹ́ àti ní bó ṣe yẹ kó rí.

Kíni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kíni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun pọ̀. Mo máa ń wá ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí ìṣọ̀kan nínú òṣìṣẹ́ tuntun. Mo máa ń rí i dájú pé òṣìṣẹ́ tuntun ní ìwà tí ó dára kúrò lẹ́yìn ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ tí ó ní ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lá àlaà búrúkú? Àlaà búrúkú jẹ́ ǹkan tí ó ti pẹ́ gidi gan tí mo lá kẹ́yìn iyen nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gírámà. Ìgbà yẹn ni mo lá àlaa búrúkú kẹ́yìn tó jẹ́ wípé ẹ̀rù bàmí gidi gan. Mo dẹ̀ kọ́ wọn sílẹ̀. Ìyá mi gbàdúrà fún mi lórí ẹ̀ láti ìgbà yẹn, mi ò tí ì ní àlaà búrúkú rí.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi, àlòrí kóòrí eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe náà. Nígbà tí mo bá nílò àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe, màá rí i dájú wípé à mó ṣe àwọn ohun èlò è, bóyá kí n lọ sọ́jà kí n lọ rà wọ́n àbí kí n, kí n gbà wọ́n lórí Íńtánẹ́ẹ̀tì.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀, à, sáyẹ́ǹsì tó jọ mọ́ data analysis, iyẹn láti bá àwọn ilé-iṣẹ́ ńlá ṣe àìtò, a, àwọn irinṣẹ́ àti ohun èlò iṣẹ́ wọn. Èyí ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, àti ó dẹ̀ dára lọ́pọ̀lọ́pọ̀.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè é dáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń sé dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn láti máa ń jẹ, tí mo dẹ̀ máa ń bi wọ́n ṣe ń sè é dáadáa nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gíga, ẹ̀yàn yunifásítì. Ìgbáyìí ni mo kọ́ bí wọ́n ṣe ń se oúnjẹ yìí tí mo dẹ̀ mọ ọwọ́ rẹ̀ dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Ìdúnadúrà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidi gan. Ó dà jẹ́ nǹkan tí, à, mo máa ń ṣe, à, nígbà gbogbo tí àsìkò bá ṣẹ́ sílẹ̀ fún, à, eléyìí pẹ̀lú oníbàárà tàbí tí mo bá fẹ́ lọ ra ọjà lọ́wọ́ àwọn ènìyàn. Mo máa ń ṣe eléyìí láti rí i dájú wípé adéhuń wà láàárín wa.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe, à nígbà mí nítorí pé mi ò fẹ́ràn láti máa ṣé. Ó jẹ́ nǹkan tí mo rò wípé kò fi bẹ́ẹ̀ dára náà nítorí pé eléyìí máa ń fa ìwọ̀sí láàárín àwọn ènìyàn, óò dẹ̀ jẹ́ nǹkan tí mi ò kí ń gbà láyè.